Bẹ́ẹ̀ni kí n tó kó ni, ìbí iṣẹ́ ni mo ti máa ń ṣe tó ìparí mi fún ọ̀sẹ̀ tó yígbà mí. Tí mo bá ti dé ọjọ́ Saturday, mo máa lọ sí cinema máa fọ aṣọ. Tí mo bá ti kọ́kọ́ dé lára maa kọkọ̀ fọ aṣọ, maa fá bọ, máa tún inu ile ṣe, máa gbọn gbogbo ínú ile. Tí mo bá ti gbọn gbogbo nínú, tí mo bá ti fọ aṣọ, tá aṣọ, tí mo bá ti bẹ́ tọ́, màá rán an máa ṣọ. Tí mo bá ti rán an máa ṣọ, màá dáná máa jẹun, máa dé Sun die. Tí bá ti di irọlé tí ba je pe bọ́ọ̀lù wá, err bọ́ọ̀lù wá, màá lo wo bọ́ọ̀lù. To ri maa wo bọ́ọ̀lù dé tí mo bá ti dé náà, màá jẹun, màá wá sùn, màá rí bí rest. Tí mo bá ti wá di Sunday, tí mo bá ti lọ sí ilé ìjọsìn ni, aro ojo Sunday tí mo bá ti dé lọ̀sán, màá tún die, tí mo bá ti su die màá jẹun, màá ṣe everything. Mo lè lọ sí cinema tó bá yá àbí kí n lọ sí stadium kí n lo wo bọ́ọ̀lù or kí n lọ sí cinema kí n lọ wo fíìmù àbí kí n lọ sí bar beach nígbà mí kí n lọ wẹ ní ibi bẹ̀. So tọ́ bá dẹ̀ dáálẹ̀ àbí kí n lọ sí club lálẹ́ kí n lọ flex ní club lọ bọ́ ọ̀nà nìkan. So bí mo ṣe máa ṣe ìparí ọ̀sẹ̀ mi. Ìgbà mí de ni, màá jókòó táwọn family mi, a máa máa sọ̀rọ̀, a máa máa joke. So ó depend lóri ǹkan tí ba fẹ́ ṣe ní ìparí ọ̀sẹ̀ mi, o ni mo sì máa schedule ǹkan tí mo fẹ́ ṣe ní ìparí ọ̀sẹ̀ mi.

Áa ṣé mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀? N ò ní ìgbàgbọ́. Mo jẹ́ ẹni tó yẹ pé mo kí ń trust gan-an. So mo o ní ìgbàgbọ́ nínú wọn. Ǹkan máa ń rántí àwọn ǹkan náà nígbà mí tí máa kà ní ń pe wọn. Kò ṣe pé mo ní ìgbàgbọ́ nínú wọn, tóri awon ǹkan mi kò kín dá. Ìgbà mí dè ní àwọn mii dè máa dà, kò. Mòst nínú wọn, kò kín dá ni. Àti pé ó wà risky, ó léwu. A ti máa ra ǹkan látọwọ́dọ̀wọ̀ torí a mọ bí i tí ènì yen tí gbé, tó fi lóhùn fẹ́ tà tí mo fi fẹ́ ra látọwọ́dọ̀wọ̀. Kò ní receipt, kò ní ran pẹ̀tú. Ó ní mo ní ìgbàgbọ́ nínú wọn at all at all tọkù mi. Mo ní ìgbàgbọ́ nínú wọn. Ǹkan máa ń ri elòmí, ǹkan máa ń rà ni. So but tí ẹ̀yan bá lọ síbi ojúlówó nísìnyí ń rà, ẹ̀yin ó gba receipt, ẹ̀yin ó ṣeré nísó. Ẹ ti mọ pé bí tí ẹ ti lọ ra ǹkan yẹn. Torí bó tó bá rí pílà tọwọ́dọ̀wọ̀ ni noo, mi ò ní ìgbàgbọ́ nínú wọn torí ǹkan lè ṣẹlẹ̀. Iṣ either kò kí kíni yen bàjẹ́ àbí kí kíni yẹ̀n dà. Ǹkan ninu méjèèjì ṣá máa ṣẹlẹ̀. Àmọ́ mo ní ìgbàgbọ́ kankan nínú wọn. Nínú ǹkan láti àtọwọ́dọ̀wọ̀, mo ní ìgbàgbọ́ kankan nínú wọn.

Eh, ìgbéyàwó iṣẹ́ tí mo tọ́ pé mi ká ń ṣe, review rẹ̀ dá torí ibi tí mo ti lọ ṣiṣẹ́, ibi tí wọ́n ti máa ń ta ọjà ní supermarket tí mo ti lọ ṣiṣẹ́. Torí gbogbo oun tí mo fi ṣiṣẹ́ ni ibẹyẹn, gbogbo ẹ lọ ní irọrùn ó lọ níki ni. Kò sí ẹni tó ṣẹ̀ mi, kò sí ẹni pé èmi náa ṣẹ. O kan jẹ́ pé ìgba bi mo ṣe lọ náà, ǹkan tí ó sì dá ni ẹni tó wà níbẹ tí ó ṣe fún mi lẹ́ kan náa. Àmọ́ review kan tí mo lọ ṣe ìgbéyàwó yẹn, ó dáa dáadáa. Tá won èèyan gan máa ń sọ pé o yẹ kan fún mi ní award pé best eh attendance ni mo jẹ́. So mo jẹ́ ẹni tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn and then àwọn èyí tó wà níbẹ̀ náà, wọn jẹ́ ẹni tó jẹ́ pé ó lọ́yàyà sá àwọn customer. Àwọn customer náà like mi. So ìgbéyàwó mi ò fẹ́ ni, ó dáa. Àwọn ń fún mi ní good feedback nípa ìṣẹ́ tí mo lọ ṣe n bẹ, torí mo láwọn ọré. Pupọ púpọ̀ lára àwọn customer tí mo ní pẹlu awọn tó jẹ́ pé ajọ máa ń sọ̀rọ̀. So kò sí ẹni tó lè sọ̀rọ̀ mi láì dáa nínú wọn. Wọn ló sọ̀rọ̀ mi ní ti dáa. So and then that's a good ah review torí bá ẹ pe mio dà ní, mo máa ọ ní fẹ́ bá mi sọ̀rọ̀.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ilé-iṣẹ́ mi, ojú kọ̀mpútà mi, mouse mi, keyboard mi, àwọn tó ṣe pàtàkì kí iná wà nínú wọn, speaker, camera, òun náà wà nínú wọn, àwọn nǹkan tó ṣe pàtàkì ni. Àdíẹ, mo nílò wire, cable, láìsí wire àtàwọn kíni tí a máa ń rí, crimping tools tí a máa fi ṣiṣẹ́, mo needie àwọn nǹkan tó ṣe pàtàkì jù nínú yẹn. Òǹkà tó ṣe pàtàkì jù láàárín crimping tools, ǹkan tí màá fi wò ó bí àti ǹkan tí màá ṣe correct, àbió correct àti system rẹ̀ torí màá fi ṣe configuration ǹkan tí iṣẹ́ tí mo bá lọ ṣe. So ó ṣe pàtàkì jù, àti pé kí iná náà bá wà torí tí iná bá wà nínú rẹ̀ la máa fi gbogbo ǹkan tí a ó ṣe. So iná ló ṣe gbóògì nínú gbogbo iṣẹ́ yìí, iṣẹ́ mi tí mo fẹ́ lọ ṣe. Mo nílò iná torí tí system mi ò bá charge kò sí bí mo ṣe fẹ́ rí iṣẹ́ kan kàn ṣe. So need ní kí system mi charge, kí àwọn nǹkan tí mo fẹ́ lò náà kọ́lé nínú iná nìyẹn tí màá fi lò ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. So iná ló ṣe gbóògì tó ṣe pàtàkì jù nínú ìlọ sí iṣẹ́. Àmọ́ àwọn system, àwọn ǹkan tí mo máa fi mú kí iṣẹ́ máa tó fi yẹ, gbogbo wọ́n náà ló ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ijáàbù dáadáa tori k'ọlọrun má jẹ́ kí ari láburu. Ó dá kí èèyàn mọ lo ijáàbù torí ǹkan tán ní ki èèyàn má lòó ní tí èèyàn mọ lọ rí ni accident. Mo máa ń lòó dáa torí ó máa ń jẹ́ kí kó máa confront accident ti accident ba mo ní tẹ̀lé direction ibi tí mọ́tò bá lọ, at least ó máa fà mí mú dáadáa, ó máa so mí mú dáadáa. Emi máa ń lọ ijáàbù loorekoore torí àwọn ìjọba wa náà sọ pé ká mọ̀ ọ́ lòó, èní tí ó bá lòó, ó máa fine ẹ́. Só o wà n nu ǹkan tí èèyàn náà yẹ kí èèyàn lòó torí ẹniyẹn kó má lè wà nínú rẹ̀. Emi máa ń lo dáadáa tí n bàá ti n bọ ọkọ̀, mo máa lòó. Mo máa ń rí lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ pé ní ọjáàbù wá, a máa wá fi hàn mí kí n wá lòó, mo máa fi sí ara mi kí n lè avoid accident tó máa ṣẹlẹ̀ ọlorun máa jẹ́ kí ari lábó. Ọ̀nà naa ni èèyàn náà màá lòó kí èèyàn má lè tẹ̀lé direction ibi tí mọ́tò náà bá lọ. Ṣé mo máa ń lo ọjáàbù dáadáa, ṣùgbọ́n mo máa ń lòó tí màá ti wà nínú ọkọ̀ tó dá púpọ̀ and then ó ńi awọ̀n, terms and conditions tó wà behind the scene odá púpọ̀ kí èèyàn máa lòó.

Mojẹ́ ẹni tó máa lọ sí, tó máa wọ ọjà mi pé dáadáa to ba ti ta ọjà. Tẹ́ẹ̀ní tó bá tàá báa ti ta ọjà mi fún mi. Ẹ̀mí náà máa tún ká dáadáa dáadáa. Ti n ba tì tún ká á táa máa kábìí ẹ̀meji sí ẹ̀metàá. Máa ri pé gbogbo nǹkan tí mo rà. Ó ti pẹ́, tin ba dè tún délé, máa wo gbogbo awọn NAFDAC reg number ẹ́. Ẹ máa sì wo mark number, next number. Máa wo best before. Máa wo production date rẹ̀. Máa wo ìgbà tó máa expire. Máa sì gbé gbogbo wọn wọ́n. Pẹ́ o péré péré kó ṣi expiring product. Bẹ́ẹ̀ mo sì mọ pé ọjà tí mo rà ò dára dáadáa. Torí ó dára kí ẹ mọ wo expiring product ò ní ara ọjà. Torí kí eeyan lọ má lọ jẹ nǹkan tió dà sí inu. Àti pé kí eeyan má lọ máa ta awon hun kan tió dà sí. So mo maa njẹ́ ẹni tó máa ń wo nǹkan yẹn fíní fíní. Máa wo tóri bí ara bottle won máa fi bee kọ́ sí i. Máa wo oke bottle máa wò sále. Bottle máa de, wó awọ̀n ẹ̀gbẹ́. Nibmáa fi discover ìgbà tí wọ́n máa ṣe production date rẹ̀, expiring date rẹ̀, ìgbà mí manufacturing date rẹ̀, ìgbà mí best before. Ìgbà tí mo máa fi mọ̀ wọ́n. Kí ẹ máa fi mọ̀ pé nǹkan tí mo tà, nǹkan tí mo tà ó dáadáa dáa.

Eh, mo jẹ́ ẹni tí kò kí ń kọ gbogbo orúkọ mi tán lórí Íńtánéètì. Mo máa lo username mi àti kí ń lo orúkọ mi. Mo máa kọ orúkọ mi lórí Íńtánéètì, mio kò kí ń kọ full name mi sí orí Íńtánéètì torí èmi náà mọ̀ pé ó lewù k'èèyàn máa kọ gbogbo derails ẹ̀yán sí orí social media. So àwọn mi máa ń lo fake name wà àbí orúkọ̀ mi, username mi, òun làwon elòmíî máa ń lo. Ṣé èmi náà nisin, orúkọ mi ni mo lò sí orí àwọn nǹkan tí mo ń lò lórí Íńtánéètì mi. Ko n ṣe orúkọ tí wọ́n ń pè mí tán, mími ṣi ni mò ń lò torí èmi náà n dábòòbò orúkọ mi àti ǹkan tí mo fẹ́ fi ṣe. Torí oríṣiríṣi irú ẹ̀yán ló wà lórí Íńtánéètì níṣin, ẹ̀yàn lè pádẹ̀ stalker ẹni tó máa sọ́'yàn tí'yàn ò mọ̀ pé wọn sọ'yàn. And then, àwọn robbers náà wà ní orí Íńtánéètì tó jẹ́ pé tàn báa tí rí details e ǹkan tó máa lò. Example bí àwọn hacker nsin, tí wọ́n bá fé jí ǹkan rẹ̀. Wa ri pé identity ẹ ni fẹ́ lò, wón a lè kó gbogbo e, wón máa wá lọ dáràn sí e lórùn. So mo jẹ́ ẹni tí ó jẹ́ pé mi kọ orúkọ mi sí orí Íńtánéètì so kí n lè rí bí dábòòbò eh orúkọ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáradára, bí mo ṣe jẹ́ pé obìnrin ni mí, mo maá ń wọ fìlà dáadáa. Ó wà nínú ara àwọn nnkàn tí àwọn èèyàn máa ń lò tí èyàn bá múra tán. Bí èsampù kí ẹyan bá rá àgbàdá àti ṣòkòtò, kí ẹyan wa gbé fìlà dé, ó máa jẹ́ kó yọ. Ó máa ń kún ẹwà èèyàn tí èèyàn bá ní dáadáa. Kó wá rọra gbé necklace sí ọrùn, àwọn bead necklace, tó wá rora gbé sí ọrùn, ó máa yọ dáadáa. So mò jẹ́ ẹni tó máa ń wọ fìlà. Ìgbà mí dẹ̀ ni, tóbá jẹ́ pé cap tí mò fẹ́ lò ó máa ń fine, òun ló máa jẹ́ kí aṣọ tí mò ń wọ̀ tó máa yọ dáadáa. Màá lò cap yẹn, màá lò fìlà yẹn, mo màá dé sí orí dáadáa. Mo jẹ́ ẹni tó jẹ́pé ó ní ló sense fún fashion, torí bí mo bá dress tán, mó máa wò bóyá ṣe fìlà Lele yìí ló fún ni àbí kí n rọra lo V bone, tó bá jẹ́ pé tí fìlà ni. Oh my God! Gbogbo àwọn èèyàn máa ń kí mi pé, "àhí, ibo lo ti rí fìlà yìí? Ibo lo ti rán aṣọ yìí?" So ó máa ń jẹ́ kó máa bu ẹwà kún ẹwà èèyàn ni. So mò jẹ́ ẹni tó máa wọ̀ lórekore dáadáa lásìkò, ó máa jẹ́ kí ẹwà tèmi ná jáde. Ó dé wà nínú àwọn ǹkan tó jẹ́ fashion tí èyàn máa.

Bẹ́ẹ̀ni ojú mi dára gan ni, o dára kò sí nkan tó ṣe mí, emi ò ní short sightedness, mi de ní long sightedness, mo jẹ́ ẹnito yẹ pé mo máa ń rína dáadáa, mo sì lè differentiate colour, tà báa ní kí n sọ colour, mo lè differentiate e. Kò sí nǹkan tó ṣe mi lojú, torí mo máa ń gbe lọ sí ọ̀dà àwọn dókítà mi kí lọ máa ṣàyẹ̀wò ojú mi. Mo jẹ́ ẹnito máa ń lọ ṣe lóòrèkóòrè kí n má lè bá ní problem pẹ̀lú ojú. So mo wà, ojú mi gbadun dáadáa, dáadáa, kò sí nǹkan tó ṣe ẹ. Mo jẹ́ ẹnito yẹ pé mo máa ń take care ojú mi dáadáa, mo máa ń take care gbogbo ààra mi, so mi fẹ́ kí anything kò dé bi ojú torí ojú ní, ẹ, ó need abo tó pé ye dáadáa kí ojú yẹn máa lọ fọ́. So mo jẹ́ ẹni to jẹ́ pé ó máa tètè mú nǹkan serious, so mo ò ní anything to máa fún mi ní wàhálà, mo máa lo ń gbé yewo lóòrèkóòrè lọ́dọ̀ dókítà mi, mo máa gbe lọ sọ̀dọ̀ àwọn tó máa yẹ ojú wo So ojú mi wà lálá fia, kò sí nkankan tó ṣe ojú mi. So mo ní ojú gidi dáadáa, ojú mi dáadáa, dáadáa, ti o sí nǹkan, ó rí ni kan tó jinná, ó dẹ̀ nǹkan tó wà nítòsí, kò sí nǹkan tó ṣe ẹ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àwọn kọ̀m̀pútà tó rí kọ̀m̀pútà mi níìsín. Mo ní antivirus. Tóbá jẹ́ pé tí èyàn kan bá fẹ̀, tí wọ́n bá gbà nǹkan lọ́wọ́ èyàn, tò bàjẹ́ pé nǹkan tí fáìlì tẹ́nìyàn fún mi kò dá, àwọn antivirus mi máa corrupt, è o máa pare. So mo ní oríṣiríṣi àwọn ètò ìdábobọ́ tó pọ̀ lórí kin ní mi. Bí mozilla firefox nsin, òun náà bí antivirus ni, bí spy cam antivirus náà ni. So mo máa ń lo àwọn iyẹn dáadáa ní orí fóònù mi, kó ma loba le bá mi lójijì tí èyànkan bá fẹ́ fún mi ní virus. Mo máa ń lo ètò ìdábobọ́ oríṣiríṣi. Ìmíwà tó máa san owó fún un náà. Èyí yẹn náà, mo máa ń lo òun náà torí èmi náà máa san owó fún àwọn ènìyàn lórí kọ̀m̀pútà mi. So mo jẹ́ ẹnu tó jẹ́ wí pé òmu kọ̀m̀pútà mi ní ǹkan tó ṣe pàtàkì torí ó ṣe é tó kpogì nínú àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. So mi ò lè gbà kí ǹkan kan ṣe or kí virus kankan wọ̀ san. Mo máa ń ṣe ètò ìdábobọ́ rẹ̀ torí oríṣiríṣi ǹkan ló pọ̀jù nínú system yẹn, tí nínú kọ̀m̀pútà yẹn tí ó gbọ́dọ̀ sọ nù. So mo máa ń ṣe idábobò rẹ̀ ní òre kore. Mo dẹ̀ ní àwọn ǹkan tí mo download sí, tó bá mí i ṣe idábobò.

Bẹ́ẹ̀ni, mò ma ń mú àwọn èrò ìlera dáadáa tó máa ń jẹ kára ji pípé. Mò máa ń fo idọ̀tí inu èjè, mò máa ń fo dànù. Ó dè máa ń fo àwọn nkan mi tí ó dà ná ní abọ́ ara rẹ̀. Mò máa ń fo gbogbo e dànù. O jẹ́ oun tó máa ń mú àwọn èrò ìlera yìí dáadáa, tó dé máa lọ ògùn àwọn igbona. So mò ní kankan tóri pe o wọ́n di jẹ́ kí ìlera rà mí ko duro dáadáa ni kí àwọn èèyàn mọ̀ pé mò wa lálàáfíà kí emi naa mọ̀ pé mò wa lálàáfíà. So mò jẹ́ ẹni tó máa ń lo kiní yen náà but ko n ṣe lóòrèkóòrè torí mò need àwọn gbogbo lóhùn dókítà lóòrè tí màá fẹ́ mú. So ìgbà mìíràn mo kàn máa mú to bá ye pẹ́ nkán tí mò rí pe o fẹ̀ siṣẹ́ fún ní, mò máa mú. So mò máa ń lo èrò fídà, èrò ìlera dáadáa. Mò máa ń mú dáadáadáa torí mò ní nkan ara mí ji pípé. Mo dé gbọdọ̀ wà active tí n bàá fẹ́ ṣe ń kán tí mò fẹ́ ṣe mo gbọdọ̀ ní energy tí mò lè fi ṣe. So mò máa ń mú tó bá se pẹ́ eyin n ro mi, mò máa ń lo nkan sí, mò máa ń mú kiní tó bá se pé igbẹ̀ ló n gbọ̀n mí mò ní èyi to n ma ń lọ tàní kí ẹ̀yan lè lọ lò. So mò máa ń lo dáadáa lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ ni, mo mọ báṣe bí i ṣe oúnjẹ. Bá ṣe pé ìrẹsì ni mo lè ṣe, bá ṣe pé sẹ̀mọ ni mo lè ṣe, bá ṣe pé ẹwà ló fẹ́ jẹ, mo lè ṣe ẹwà. Bá ṣe pé ámọ́là náà ni, mo lè ro amọ̀là. Bó ṣe iyán náà ni, mo mọ boṣe máa ṣé. Bá ṣe pé àisátẹ̀wá ni, mo mọ bọṣe máa ṣé. Bo ṣe pé ká dín ọbẹ̀ ata ni, mo lè dín. Ká ṣe jollof rice, mo lè ṣe. Ká ṣe fried rice, mo lè ṣe. Ẹ̀hẹn. Oríṣìíríṣìí oúnjẹ ni mo lè ṣe torí mo jẹ́ obìnrin. Èmi ni, mo máa wà ní kítchen, so mo máa ń ṣe oúnjẹ lóòrèkóòrè dáadáa. Fu-fun gbogbo ìpele ìníṣẹ́, kó ṣe èyí tí mi ò lè ṣe ní ibi mi, so kò jẹ́ ìníra fún mi tí màá mọ pé òun mo fẹ́ ṣe. Ìgbà mí wà ó máa n rẹ mi tà lọ ra oúnjẹ níta, àmọ́ most time inú ilé la máa wà tá, màá dánaa tí a má jẹ níbí. So mo máa ń dá iná. Ìgbà mí náà èmi màá lọ wo YouTube, màá lọ wo ǹkan tán ṣe nimi. Màá dẹ̀ ma form experimental ni tèmi ni inú ilé. So mo jẹ́ ẹni tó jẹ́ pé ó maa ń learns nípa oúnjẹ, tó dẹ̀ máa ṣe oúnjẹ. So mo jẹ́ ẹni tó máa wo kítchen dáadáa, tó máa lọ dá iná. So mo màá ń ṣe oúnjẹ lóòrèkóòrè dáadáa torí mi gan-an nifẹ́ oúnjẹ, mo dẹ̀ máa ń jẹun.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi lásìkò dáadáa ní ìparí ọ̀sẹ̀ láti ọjọ́ Jímọ̀ títí di ọjọ́ Àìkú. Mo máa ń fi bá àwọn family mi ṣeré dáadáa torí gbogba ama wáa wà nílé. Mo tun máa kúro nibíṣẹ́ gbọ́gbo wa máa jáde. Ejeka ká lọ sí cinema, ká lọ bá beach, ká lọ cinema ká lọ wo fíìmù, ká lọ bá beach, ká lọ gbádùn, or ká lọ fún supermarket, ká lọ shop, or ká lọ sí restaurant, ká lọ jẹ àwọn snacks kankan kankan. Mo ṣe máa ń bá àwọn ẹbí mi ṣeré. Ìgbà mìíràn wa adé máa wà nínú ilé, a máa wo fíìmù, a máa rẹ́rìn, a máa so oró, a máa ṣàwàdà. So bí emi se máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi nìyẹn. Àwọn ẹbí mi jẹ eni to je wípé a won wà jovial, a dé wà understanding. So a kìí ní ìjà, torí ba tie je wipẹ́ ìyi tia ní ìjà nínú a máa parí ré náà ni, ìbibeyen náà ni a ti máa parí rẹ̀. So ibí tí emi máa ń bá àwọn, àwọn ẹbí mi ṣe máa ń ṣe ni a máa sọ̀rọ̀, a máa jáde, a máa lọ sí cinema ni, a máa lọ sí shopping. Mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi. Ìgbà mìíràn wa tọ́ bá ṣe pé a fẹ́ sọ̀rọ̀ gidi, ó máa jẹ́ àṣiko tia fẹ́ sọ̀rọ̀ gidi. So ayé máa ń wà a de máa ń sọ̀rọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìwo àwọn ìràwọ̀ dáadáa táwon òyinbo máa ń pè ní astronaut. Mo fẹ́ràn re, ìbẹ̀ làti máa mọ àwọn tó jẹ́ unicorn, à ma mọ àwọn tó jẹ́ Sagittarius, à ma mọ àwọn tó jẹ́ Aries, à ma mọ àwọn tó jẹ́ Capricorn. So mo like kin máa mọ àwọn ìràwọ̀ dáadáa tóri o máa n shine, ó máa ń bright, ànd then ibẹ̀ l'àwọn eyan ti máa ń rí weather, bii pe ojo máa rò lónìí, bí òrún máa rò lọ́là, or ká wà nínú ọyẹ́, ká wà nínú ooru, ibẹ̀ l'àwọn eyan ti máa mọ dáadáa. So iyẹn máa tètè sọ fún àwọn yẹn pé, tò, àsìkò ta wà ní. Mo jẹ́ ẹni tó like ìràwọ̀ gan-an, tó yá. Wọ́n ní nǹkan tó jẹ́ pé o máa n jẹ́ kó fine gbà mí, ó máa jẹ́ o fine gan. So mo like ẹ, especially bí ó ṣe jẹ́ àwọn star ship yẹn, ó máa jẹ́ kó yọ dáadáa. Mo jẹ́ ẹni tó like, tó máa wo, mo like ẹ. Ó wù mí kí ń jẹ́ astronaut but, àye ò gbà mí. So òún àwọn iyẹn náà ló máa n decide pé, ah ojó maa rò lónìí, ó máa ṣe nǹkan lónìí. Oríṣiríṣi weather la ní, oríṣiríṣi nǹkan ta máa ń fi, nǹkan ta máa ń ṣe ṣe ni. So ó wù mí gan, ó wù mí, ó wù mí gan. Àwọn olóorekoore So bẹ́ẹ̀ ni, òun mi máa wá.

Bẹ́ẹ̀ni, mò ń ṣe ìsọdọ̀tán ọkàn dáadáa tó ń fẹ́ kí màá rò nǹkan tí ó dá sí ọkàn. Torí tí màá ti hun nǹkan tí ó dá sí ọ̀tọ̀, màá ní kó lọ yá mi iyì èṣù. Toba detí màá rí iyì èṣù, màá hun àwọn nǹkan tuntun. Màá hun nǹkan tó máa fún mi ní ìlọsíwájú ni mò máa rò. Ǹjẹ́ ẹni tó yẹ kó máa wà fún customer, data media máa fẹ́ ṣe nǹkan dáadáa. So mo gé, mo gé ọ̀rọ̀ kúrò, mò máa rò nǹkan tó yẹ kó wà positive tó máa bring productivity gidi wá sínú ayé mi. So mò máa ń ṣìṣọ̀dọ̀, mo máa ń sọ àwọn èrò tí mò máa ń rò dáadáa lásìkò kí mò má lọ rò ìwà búburú sẹ́lomi, torí kò dá kí ẹ mọ ìwà búburú síra, ọ̀ kí ẹ máa fún ọmọ ìwà búburú rara. So mò jẹ́ ẹni tó yẹ pé mò máa ṣe ìsọdọ̀tọ́ ọkàn dáadáa, mò máa ṣe dáadáa tí màá ti ṣe, mádẹ̀ mọ nǹkan méjì gbé, àwọn àdíá mi máa wá, àwọn nǹkan mi máa wá sí mi lórí tó jẹ́ kí a tó fún ẹ̀ṣin kan tuntun fún, òún máa wá sí mi lórí, mò máa, mò máa ṣẹ̀ṣẹ̀ wá, màá rò, màá sọ àwọn kíní ìrẹ̀dẹ̀ ló dá kí n máa rò fún ìlọsíwájú ẹ̀yàn, kò ṣe àwọn nǹkan tí ò dá, kí n máa rò nǹkan tí ò dá, torí kò dá kí n máa rò nǹkan tí ò dá sí, torí kò dá kí n máa rò ìwà búburú síra, kí n máa rò sí ọ̀dọ̀ ẹlòmí. So mò jẹ́ ẹni tó máa ń wo ìwà ọkọ mi dáadáa, dáadáa, màá rò dáadáa. Máde ni ọkàn tó mọ́ sẹ́nu ìyẹn, ènìyàn náà ló kọ, so mò jẹ́ ẹni tó máa ń rí ìsọdọ̀ tuntun dáadáa sí ara mi dáadáa. Mò jẹ́ ẹni tó máa ń rí.

Mo fẹ́ràn kí n máa jẹ iyan gan. Mi fẹ́ràn, mi fẹ́ràn jí yàn torí mi like kí n máa argue. Bó tó bá mú mi pé kí n fẹ́ máa jí yàn, mo máa jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan te mi náa mọ̀ pé mò mọ̀ dáadáa ni. Kò ní jẹ́ pé nǹkan tí mi mọ̀ sí mo máa jí yàn gan rara rárá, torí ò yì mọ̀ nkankan kí ń tú wá máa ní mo mọ̀, kí mo jí yàn kò mú ọ̀pọ̀lọpọ̀ dan ni, àwọn ẹ̀yàn kan máa wo boyà, ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ kò kú lè yàn. Tó bá sẹ́ pé nǹkan tí mi mọ̀ ni, mò ní sọ̀rọ̀. Bí bá jẹ́ pé nǹkan tí mo mọ̀ tí mo dẹ́, mo tẹ́ni èèyàn páro mo jẹ́ ẹni tó jẹ́ kó máa dúró lórí ọ̀rọ̀ mi dáadáa, mo máa sálọ ọ̀rọ̀ mi. So mo máa ń fẹ́ ko jẹ pé ti èèyàn ba fe maa jiyan, ko jẹ̀ nnkan tó wà educated to ní ọgbọ́n nínú kò ní ṣe èyí tó jẹ pe rederedé ni ẹ máa máa jíyan lé lórí. So, mo jẹ́ ẹni tó jẹ kó tí n bàá fẹ́ sọ̀rọ̀, mo màá back ẹ up with my own fact torí màá ti ṣe research, màá ti ṣe, eh, gbogbo investigation mi lori rẹ. So, o màá n jẹ́ kí àríyànjiyàn mi kó dán mọrán dáadáa. Awon point tí mo fẹ́ mú jáde kó smooth. Kò jẹ pé màá kàn màá skip, màá maa dakẹ. So mo fẹ́ràn kí emi naa kí máa jíyàn but tí ko n ṣe níhun èyí tí ó. Torí tó bá lọ ṣe research, kí ó bá rí pé nǹkan tó sọ fún wọn náà tí mọ̀ nǹkan tí ènìyàn sọ náà. So mo láì kí kí ẹ̀ n bá ṣe àríyànjiyàn láàárọ̀

Nǹkan kan tí mo máa ń gbé nínú àpò ọwọ́ mi dáadáa lára wọn ni àwọn ìwé, ìgbà mí máa mú pàdi dání, ìgbà mí àwọn lip gloss, àwọn nǹkan tí mo máa ń fi kun ojù tí wọ́n máa ń fi kún ẹnu mi, mo máa mú dání. Power bank mi, ibi tí a máa ń kó owó, ibi tí mo máa ń mú àwọn charger mi dání, fóònù mi máa ń wà níbẹ̀, purse mi kékeré, ó máa wà níbẹ̀ torí bẹ́ẹ̀ ni mo máa ń fi owó sí i. Ìgbà mí tí màá lọ ra nǹkan, ibẹ̀ náà ni ó máa dúró sí inú e, torí báágì yẹn máa tóbi, bẹ́ẹ̀ ni mo máa gbé sí ibi bẹ́ẹ̀. So àwọn nǹkan tí mo máa ń gbé sínú àpò mi pọ̀, ìgbà mí ilé jẹ́ kí n jẹ ni màá gbé sí ibi bẹ́ẹ̀. Àwọn nǹkan tí mo máa ń gbé lọ̀ná, màá gbé púsà dání, màá mú ó dání, màá mú fún mi dání, ibẹ̀ náà ni mo máa fi sí i, especially owó, inú ibẹ̀ ni mo máa ń fi bẹ́ẹ̀ fi sí jù torí kó má lè sọnù, torí kó má lè jábọ́ ní àwọ̀ mi. So mo máa ń fi owó pamọ́ sínú àwọn kíní. Ìgbà mí gold, ìgbà mí necklace, mo máa fi sínú àwọn àpò ọwọ́ mi dáadáa torí ibi bẹ́ẹ̀ náà ni mo máa ń keep àwọn nǹkan mi sí i. Ìgbà mí dènì, ó le jẹ́ páàdì, ìgbà mí dènì, ó le jẹ́ bangle sì, ìgbà mí ó le jẹ́ led. Sínú ibi bẹ́ẹ̀. So mo máa ń lo, mo máa ń lo dáadáa, mo máa ń lo àwọn àpò ọwọ́ mi dáadáa, mo máa ń gbe jáde torí kí òdodo máa mú kí àwọn ewè mi ni mo máa bá sọnù, mo ní òfin máa gbé jáde. So mo máa ń lo àwọn nǹkan, àwọn nǹkan tí mo wá ńinu àpò ọwọ́ mi náà mìíràn.

Ah, battery phone mi máa ń tètè já gan ni. Mi o dè mo ìdí tó fàá tó máa tètè jà toríInfinix ni mo ń lò, Android ni mo ń lò. Mo rò pé kí battery rẹ̀ strong, kò yàtọ̀ sí battery iPhone. So, ó máa ń tètè já, ó máa ń tètè drop. Ti mo bá charge but, ó máa tètè charge nítorí fast charger ni mo ń lò. Charger tó bá wà ni mo ń lò. So, mi o mo ìdí tó máa fi máa ṣe bee torí ó máa ń charge lásìkò dáadáa. Àmọ́ tí ẹ máa ṣe charge tán báyìí, battery rẹ̀ máa ń drop ni. Ìgbà kú ìgbà máa ń tètè sáré drop.àmó kó tó drop náà, èmi náà máa rí nǹkan ṣe. Mo dẹ̀ mọ̀ nǹkan tó fà á, àmọ́ bí bá ti rí pé mo ti charge báyìí, mo máa lo foonu, mo máa sub, mo máa lọ sórí tweeter, mo máa lọ ṣe ǹkan tí èmi máa fi ṣe nítorí pé ìjà yẹn máa waste. Nítorí pé nǹkan ní mo charge lásán, mo máa waste. Òun náà ló jẹ́ kí mo padà lọ fi ra power bank tí mo fi ń charge rẹ̀. So tí charge power bank bá ti charge tán, tí phone mi bá ti fẹ́ kú, màá lo power bank máa fi charge rẹ̀. So ìgbà mi tó bá rí pé iná ni mo fi charge rẹ̀ ni, ìgbà mi ò máa strong. Ìgbà mi kò kì í strong. Ìgbà tó bá rí pé generator ni mo fi charge rẹ̀, kò ní strong rárá. So o jẹ́ battery tó jé pé ó máa n tètè já gan ni. Ó máa ń fún mi ní problem. Mo expect pé kó strong, àmọ́ kò strong rárá. Kò yàtò sí bá jẹ́ iPhone. So o máa ń mú inú bí mí ìgbà mi. Mo máa bọ̀ ìgbà tí mo ti ní power bank. Mo ti bínú, mo tó bá ti já báyìí, máa fi power bank mi, òun ni mo máa fi charge rẹ̀. Torí báttery foonu mi ṣe rí ni, kò ní èmi kankan.

Àkàrà ni àkàrà ń jẹ́. Kò sí ǹkan tó jẹ́ pé ounje àkàrà lè yàn féràn jù. Tí ń bá fẹ́ jẹ àkàrà, màá mo pé mọ fẹ́ jẹ àkàrà. Ti ń bá fẹ́ jẹ moin moin, màá mo pé mọ fẹ́ jẹ moinmoin. Tí ń bá fẹ́ jẹ ewàá, màá mo pé mọ fẹ́ jẹ ewàá. So kò sí oúnjẹ àkàrà tí mi fẹ́ mú, gbogbo ohun mo fẹ́ mú torí wípé, torí wípé àkàrà ati òlèlé. Ikan kan náà ni bí kí lọ́ ṣe ṣí, a ti wá ti ara ewa ni and then. Tí o bá se pé ògì ni mo fẹ́ mu, mò lè fi àkàrà jẹ́, mò lè fi òlèlé náà jẹ́. Wọ́n sọ pé bí kalámù mí sí i wà, ṣùgbọ́n ó jẹ́ pé àkàrà tí ó mo jẹ àkàrà ó dá wà lọ́tọ̀. Eh, kí ni wọ́n pé? Òlèlé náà dára lọ́tọ̀ mọ́, ò lè fi, eh, òróró dín àkàrà, ò sì lè fi epo dín àkàrà. Orí tó bá wú o, òlè jẹ nínú rẹ̀. So kò ṣe é ti mi like nínú àwọn oúnjẹ yìí torí ikankan náà ni processes ta àwọn oúnjẹ yìí. Ó gbà tó máa fi gé, a máa kó kó bó ẹwà na. Wọ́n bá ti bó ẹ wà, wọ́n á fi ata sí i. Tí wọ́n bá ti fi ata lé lori, bá sọ pé òru òru ni wọ́n sì tatashe lọ́ lo. Bo sì sọ òkun ni ata ni ata ń jẹ́. Tí wọ́n bá ti lo ata tán, wá lọ sí ilé ẹlẹ́ro, wọ́n máa bẹ lọ. Wọ́n bá ti fi bó ẹ lọ tán, wọ́n máa da magí sí i, wọ́n máa fi ororó sí i. Tí wọ́n bá sọ pé epo náà la fi ń mú, wọ́n máa gbé epo lórí iná, wọ́n máa fi magí sí i, wọ́n máa fi iyọ̀ sí i. Wọ́n á ti fi iyọ̀ sí i. Tí òroro yẹn bá ti gbá, tí wọ́n bá ti kó àwọn kíní ẹ̀pọ̀, èdè máa fi, eh, àkàrà yẹn máa da sórí iná. Ó máa wá dín. Tí wọ́n bá ti dín, àkàrà ẹ ti délẹ̀. Tí wọ́n bá sọ pé ilé epo náà ni wọ́n bá sọ pélu ororo ni, àkàrà ẹ ti délẹ̀

Mi tí màá jí lówúrọ̀ kò ní nira rára. Tí n bá ti jí láàrọ̀, màá kokò ṣé àdúrà náà tí n màá ti ṣe àdúrà tán, màá lọ ṣàluwalà, màá lọ kírun, màá yin Ọlọ́run mi tán. Tí n bàá ti yin Ọlọ́run mi tán, màá lọ kí àwọn òbí mi méjèèjì, kí àwọn òbí mi tó bá ṣe pé iṣẹ́ náà ló kú tí mo fẹ́ ṣe, ọ̀hun naà ni mo máa lọ. Tí ó bá ṣe pé kí n kọ́kọ́ lọ sun padà, kí n lọ rest naa, nà ni kí n tó wá padà wá dáná. Bi mo ṣẹ́ màá n ṣe àárọ̀ mi niyẹn mọ̀ ní mo tí mi ò dá. Ìgbà mi tó bá ṣe pé àárọ̀ kùtùkùtù ni, màá lọ sí, màá lọ sí stadium tó bá je péjọ́ weekend ni, màá lọ sí stadium, màá sáré lọ sí stadium, màá lọ ṣe exercise mi bẹ́ẹ̀. À lé ṣe exercise kò di, aago mẹ́wàá ká tó kúro nbe, ìgbà mí aago mọ́kànlá ká tó kúro nbe. Ta màá lọ sí ile, a màá lọ gbá bọ́ọ̀lù, a lomàá ṣe exercise. Ohun tí n bá dẹ ti tó bá ṣe pé ọjọ́ ìṣẹ́ ni, tí màá ṣe dé ibi báyìí, màá sáré jí dàá, tí màá ti jí dàá tán, màá lọ sí ibi iṣẹ́, màá mú múra latí lọ sí ibi iṣẹ́. Bí òwúrọ̀ mi ṣe máa ń lọ ni, tí màá ń gbìn gílíìtì tètè bí, mo debi iṣẹ́ lásìkò, ọ̀hun naà ni mo máa ń tètè lo ohun kan ti. Ewẹ́e to ba jẹ́ wipé ọjọ́ ìṣinmi to ṣe pé mo lọ sí ibi iṣẹ́ kankan, ìgbà míiran tó je pé mokan fẹ́ sun láàárọ̀ tí màá tì le jí báyìí, tí mo kírun, tí mo kí àwọn òbí mi tán, màá lọ sùn dárẹ́tì ni. Nìgbà mi bá tó jí ni mo tó máa ní mo fẹ́ dána ounje àárọ̀. Àmọ́, bó bá jẹ́ pé eleyii pé a fẹ́ lọ sí iṣẹ́ ni, màá lọ sí iṣẹ́ dárẹ́tì, màá wẹ́ ẹ màá kan màá múra àti lọ ibi iṣẹ́, màá lọ dáná màá múra àti lọ ibi iṣẹ́. So, àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ mi jù ni, àbí tó bá sì je weekend ni, mo máa gbá gym lọ or ki n lọ sí stadium. Lo ṣe nǹkan tí mo fẹ́ lọ ṣe ní stadium? Òhun tí mo máa ń ṣe lówúrọ̀ mi o ju báyen náà lọ.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkọ́yori dáadáa lọ́pọ̀lọpọ̀ níbi iṣẹ́ mi, torí nìgbà tí mo fẹ́ ṣe freedom, nkán tí wọ́n fún mi pé kìí ń wọ̀ ní yen, ìgbà tí mo fẹ́ wọ school náà, nkán tí wọ́n fún mi pé ń ki n wọ̀ ní yen. Ti n bá dé fẹ́ lọ convocation nisínyii, nkán tí mo máa wọ, ìgbà tí mo bá parí primary school, nkán tí wọ́n fún mi wọ̀ ní yen. Ah, ìrú nkán ni tí èèyàn bá wọ̀, àkọ́yọ́ri yẹn tí èèyàn bá wọ̀, ìwúrí ni ó máa ń jẹ́ fún àwọn òbí èèyàn. Ìrú nkán náà ló máa ń jẹ́ fún èèyàn náà, tó bá ti e sí pé o jẹ́ ẹni tó brilliant, tó mọ̀ we gan. Ìwúrí kán ni lọ́oto, ọmọ yìí dára, ọmọ yìí ń ṣiṣẹ́, ó kọ iṣẹ́ yìí, ó pé ó mọ̀, ó dé gba èsì, gidì ní ìbẹ̀rẹ̀ ó gba àkàyori, ó ti tóko ti ṣe kọ́. So àwọn, àwọn òbí iṣẹ́ náà máa bẹ̀rẹ̀ ǹkan tó fẹ́ gbà, tí wọ́n máa fi parí gbogbo e, so gbogbo ẹ̀ ni mi náà máa lọ ṣo pé oúnjẹ ni, a máa bá wa mu bó ṣe pé omi noni, a máa bá wa mu ṣùkú, a máa pín gift fún àwọn èèyàn náà. Máa kan gift fún àwọn èèyàn, àwọn èèyàn sì máa wá, máa bá wọn ṣé àjọyọ̀. Àmọ́ kíni ìyẹn? Mo máa ń wọ̀, mo máa wọ̀ aṣọ ẹ̀yà àkayori yẹn, mo máa ń wọ̀ ní ibi iṣẹ́ nígbà tí mo wà ní ibi iṣẹ́, tí mo ṣe wá n be tí mo kúrò ńi be mo máa ń wọ̀ dáadáa dáadáa. Tó òun náà máa fi mọ̀ pé, hmmm ọmọ yìí mọ iṣẹ́, ọmọ yìí ti tọ́tọ́, ó ti lè dárú láye ara rẹ̀, tí ó ní sí pé ọ̀gá kankan máa disturb ẹ̀, òun náà máa disturb e. So mo jẹ́ ẹni tó máa ń wọ̀ dáadáa, tí mo, ti mo dúró ń dùro pé mo fẹ́ ṣe, mo máa ń gba dáadáa ni ìbesu o, kò fún mi ní wàhálà. Àwọn èèyàn tì máa mọ̀ pé, àá ọmọ yìí ti ṣe tán, ìṣe yìí ó tó lọ́kọ, ó dáa lójú, ó lè dáa ṣe lẹ́yìn ọ̀gá rẹ̀, ó lè dáa ṣe níwájú ọ̀gá rẹ̀ náà, tí ó ní si, ìfòyà kankan nínú irú eyin rẹ̀. So iṣẹ́ ni mo maa ń ṣe dáadáa.

Infinix ni mo ń lò, Infinix Hot 9 Pro ni mo ń lò torí wípé mo like fóònù ohun. Àwọn features tó wà nbe lo jẹ́ kí n rá a, ó bẹ́ẹ̀ látọ̀rí camera rẹ̀, ó bẹ́ẹ̀ látọ̀rí painting, ó bẹ́ẹ̀ látọ̀rí processor rẹ̀, ó bẹ́ẹ̀ látọ̀rí memory rẹ̀. So àwọn features yẹn ni mo fi ń láiki rẹ, especially battery life rẹ̀. Battery life elẹ̀ yii ò tiẹ́ wà gbádun, ó lu-- ó ó weak gan. So mo lìke battery life rẹ̀ but, à, kí ni wọ́n pè? Gbogbo nkan yẹn ó wà ókay, everything rẹ̀ wà ókay. And then nnkan tí mo dẹ̀ rí tí mi like ni pé ó máa ń crash-ẹ. Àwọn app mi máa ń crash tí mo bá ń lò ó, tí mo bá fi ń gbọ́, torí tí mo bá ṣí àwọn app tó pọ̀, ó máa n crash down. Boya ọ̀la pé mo needí láti upgrade díẹ̀ ni koyẹ mí but àwọn nǹkan tí mo máa ń lò maá se bẹ́ẹ̀ crash down. So àwọn nǹkan yẹn gangan ló ń ka mi lára torí fóònù yìí. So Infinix naa sa ni mo ń lò, Infinix Hot 9 Pro ni mo ń lò. Àwọn nǹkan tó dẹ́ ni nani mo ti káa fún yin, kálè yi óye e.

Mo fẹ́ràn oṣù tí a bá ń ṣe ọdún. Mo like oṣù tí a bá ń ṣe ọdún torí wípé nígbà tí a bá ń ṣe Ramadan, a máa ṣe ọdún iléyá, ọdún Christmas àti ọdún new year. Oṣù memẹ́rin tí mo like jù ní yen. Aaa ninu gbogbo ọdún ni. Nígbà tí àwé yen máa like, torí wípé gbogbo ẹyan máa wà ní mímọ́. Torí a máa gbawẹ̀ fún 30 days. Tí a bá gba awe fún 30 days, first ten yen wà fún àforíjì, yeah, second ten yen wà fún ìdarí ji ese while third one yen wà fún káàtọ́ro nkan tó bá wun wa Ànd then gbogbo ìgbà yen, everybody máa wà ní mímọ́, gbogbo àwọn èèyàn oni máa wọ iwokúwo, ṣùgbọ́n ó máa ń jẹ́ kí àwọn èèyàn sún mọ́ Olorun mo like akoko yen daada, to ba si di igba akoko ti odun ileya ama pa eran, gbogbo awon eyan to ti lo si ile, to ti lo irin ajo, toti lo sise lọ, gbogbo wọn máa dá walé, a máa bá wọn, a ma ba ma ṣe eré pẹ̀lú àwọn family, a máa bond pẹ̀lú àwọn family pada, gbogbo won ma rira wa a máa pẹ ẹran, a máa pẹ ẹran ládùúgbò, a máa jẹ ẹ́. Àsiko igbayen ni emi like jù nínú gbogbo ọdún.

Ah! Bẹ́ẹ̀ni, mo like kí máa jókòó sí inú ọkọ̀ òfurufú lẹ́gbẹ̀ẹ́ fèrèsé torí ó máa jẹ́ kí n rí àwọn ǹkan tí ó fine. Bẹ́ẹ̀ máa ti rò fùfú tó ní ti gba, ẹ má ti rí àwọn ẹyẹ tó ń fò. Bẹ́ẹ̀ ni atẹ́gùn tó da tó máa wà ní ibẹ̀ torí ẹgbẹ́ fèrèsé yẹn ó máa wà okay. Ìyẹn máa rí àwọn ìsàlẹ̀ bí Ọlọ́run jẹ, a rí bí ǹkan tí Ọlọ́run ṣe dá to ṣe tóbi. A máa rí omi ní àti òkè. A máa rí oríṣìíríṣìí ibi tó fine and then ibẹ̀ atẹ́gùn máa wà ní ibẹ̀, ó máa wà òkay Kò ní ṣe pé ǹkan ni ọ lára ní ẹgbẹ́ ibẹ̀. So mo láìkí ki n máa jókòó sí ẹgbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mo láì kí ẹ lọ torí ó máa jẹ́ kí, kí n wà active. Ó máa jẹ́ kí inú mi máa dùn torí màá rí àwọn oríṣìíríṣìí àwòrán ya dáadáa. Màá rí bí snap, màá rí bí ló fóònù mi, màá fi ya ǹkan, àwọn àwòrán and then màá fi ṣe fídíò, màá ma keep memory sí, nínú ọkọ̀. So ó máa ń jẹ́ kí, kí àwọn clear view mi kó rán dáadáadáadáà. Àwọn ǹkan tí mo bá snap kó rán dáadáa. Mo dẹ̀ máa rí àwọn ǹkan tí kò bá wà ní ìsàlẹ̀ lẹ́ẹ̀ tó wà lórí iyẹ̀pẹ̀. Màá rí dáadáa ni finifini. So mo fẹ́ kí máa jókòó sínú fèrèsé nínú ọkọ̀ òfurufú gan-an.

À mo jẹ́ ẹni tó máa ń múra fún ìpàdé fún oníbàárà mi ní àsìkò, tó rí wípé mo máa ń tètè jí láaro kùtùkùtù. Mo jẹ́ ẹni tó máa ń tètè jí láaro kútù torí kí n má lè pàdé àwọn ìdádúró kan ni ojú ọ̀nà. Ṣó mo máa ń tètè jí láaro kútù? Tí n bá ti tètè jí láaro kutù. Tó bá jẹ́ pé ibi tí mo fẹ́ lọ padà wọn ò jìnnà, mo máa mu múra, màá tètè wo ọkọ̀, màá lọ sí ibi bẹ̀. Ìgbà mìí wa ó lè jẹ́ pé orí fóònù ni latì máa ṣe. Ó máa jẹ́ pé a máa lo Zoom, a máa lo ṣe video call, a máa ṣe voice call. Tó bá jẹ pé àwọn yẹn náà ni a maa ti fi ìpàdé ṣi, ó máa ní àkókò tí wọ́n máa fi kalẹ̀ fún wa pé ká fi ṣe ìpàdé yẹn. So tó bá ti ń dìgbà ìgbà yẹn, mo máa make sure pé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe mo ti ṣe gbogbo ẹ̀, àbí kí n fi ayé ìgbà yẹn lẹ́kalẹ̀ kí n sọ pé ìgbà yẹn náà ni mo fẹ́ lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Àti pé ìgbà mìí mo máa ń pé wọ́n tó bá láwọn nídi ọjà, mo máa lọ gbé ọjà fún wọn níbi tí wọ́n bá wá. So ibi bẹ́ẹ̀ náà la tí máa pàdé, a máa sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n bá fẹ́ àti nǹkan tí wọn ò bá fẹ́. But ìgbà mìí ẹlòmíì máa ń text ni ó máa ń pe a dé, máa ṣe video call. Ìgbà mìí a ń ṣe Zoom meeting yẹn títẹ̀ yẹn. Ìgbà mìí de niyii mo máa wọ ọkọ̀ lọ bá wọn or kó jẹ́ pé bí appointment wọn ní pé kin wá, màá ṣẹ̀ṣẹ̀ múra. Màá ní pé mo fẹ́ lọ wẹ̀, mo fẹ́ múra kí n lọ bá wọn kí wọ́n lè da- dá oníbàárà mi dúró kan mọ́ lè rò pé mi mọ nǹkan tí mo ń ṣe sọ̀. Mo jẹ́ ẹni tó máa ń tètè lọ pàdé oníbàárà lásìkò ní ìgbà kúùgbà ní time tí wọ́n, oníbàárà mi bá fẹ́ kí n wá bá àwọn. Èmi sì jẹ́ ẹni tó máa ń tètè dè, ibi tí a bá ti ní áti fẹ́ ṣe ìpàdé. Mo jẹ́ ẹni tó máa ń tètè dè tó sì mu àkókò ní ọ̀kúńkúndùn kí máa lè dá àwọn oníbàárà mi dúró.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìrànwọ́ ohùn torí tí mo bá lo ìrànwọ́ ohùn, tí gbogbo èèyàn mọ sí speaker, ó máa jẹ́ kí àwọn èèyàn gbọ́ nǹkan tí mo fẹ́ lo ṣe. Tí mo ń bá ń sọ dáadáa ní yegi tio ni fi ṣi ọ̀rọ̀ mí gbé síra wọn. So mo jẹ́ ẹni tó máa ń lo ìrànwọ́ ohùn, tó bá jẹ́ pé mo wà nínú ìpàdé, nínú meeting or tí mo bá wà lórí call, mo máa ń fi fóònù mi sí speaker, mo máa ń fi, ẹ́, mo máa ń lo microphone náà tí mo fẹ́ lò bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ó lè bá gbọ́ àwọn èèyàn. Torí tí n bá wà nínú ìpàdé àwọn ọ̀pọ̀ ènìyàn tó pọ̀ gan-an ni, tí n bá ní kin máa fẹ́ nú mi sọ̀rọ̀, wọ́n ò ní gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. So mo máa need ìrànwọ́, ẹ́, ohùn tí wọ́n ń pè ní microphone. Màá need kí n lò kí fi bá àwọn sọ̀rọ̀ kan lè fi gbọ́ nǹkan tí mò ń sọ ní ẹ̀yìn, kan lè sì fi gbọ́ nǹkan tí mò ń sọ yegeyege, kan lè fi understand, ẹ́, ẹ́, nǹkan tí mò ń try àti sọ fún wọn kí wọ́n lè mọ. Information tí mò ń pass fún wọn kí wọ́n lè fi understand nǹkan tí mò ń sọ. So ó ní wúlò gan-an fún mi torí ó máa ń jẹ́ kí àwọn audience mi gbọ́ nǹkan tí mo fẹ́ sọ àti pé máa rí bí captivate àwọn audience mi, wọ́n lè bá fi gbọ́ nǹkan tí mò ń sọ, wọ́n lè bá fi nǹkan tí mò ń sọ dáadáa gbogbo máa fi focus. So mo máa ń lo ìrànwọ́ ohùn dáadáa lóòrèkóòrè. Tó bá jẹ́ pé mo ní irú meeting ni tí mo fẹ́ máa lọ báyìí, máa make sure pé mo lo ìrànwọ́ ohùn torí kí àwọn èèyàn lè bá mọ nǹkan tí mo sọ kí wọ́n lè dé rí bí get, ẹ́, interest àwọn èèyàn kí n lè rí bí get in interest àwọn èèyàn sí nǹkan tí mò ń sọ. So mo máa ń lo àwọn, àwọn, ẹ́, ìrànwọ́ ohùn yẹn dáadáa àti pé tí wọ́n bá pé mo fẹ́ advertise náà ni kí àwọn tó wà níbẹ̀ náà kí wọ́n lè gbọ́ nǹkan tí mò ń sọ yàtọ̀ sí iyẹn tí mo bá bá pàdé, mo máa need ìrànwọ́ ohùn dáadáa. So mo máa ń lò ó dáadáa, dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Lórí ètò Amoko pe mí torí àwọn èèyàn máa ń rò pé wọn ò lọ́pọ̀lọ́pọ̀. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn tí mo lè gbówó. Ẹ̀lòmíràn de re tí mo bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, o máa jẹ́ pé ẹni tó jẹ pé ó ti ṣe nǹkan fún mi dáadáa tó máa wúlò fún mi ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Ní ìgbàkúùgbà náà mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ń gbá mi tó bá wù mí, tí n bá fe gbà owó lọ́wọ́ ẹniyẹn, tí n bá fẹ́ gba ǹkankan lọ́wọ́ ènìyàn, mo máa ṣe fún ẹniyẹn ni, ò fẹ́ mi n ní gba ǹkan kan ní ọ̀wọ̀ wọn. Ìbọ̀ àwọn mi máa ń rò pé tí èèyàn bá ṣe nǹkan fún eeyan lọ́fẹ́, èèyàn ó gbọ́n àwọn èèèyàn o mọ̀ nkan t eeyan ń ṣe. So, ìgbà mí máa duó n duó pé mo fẹ́ gbowó. Mo de ti ṣe nǹkan ọ̀fẹ́ fún àwọn èèyàn dáadáa. Mo ti ṣe gan-an ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn pẹ̀lú ìgbà mí, wọ́n máa fún mi ní nǹkan tí ó yẹ kí n gba. Wọ́n máa fún ní ibi iṣẹ́ tí mo bá ṣe, so kò jọ pé èèyàn ń ṣe nǹkan ọ̀fẹ́ náà fún wọn náà but torí nígbà tí mo bá ṣiṣẹ́, tí wọ́n ò bá fún mi ní nǹkan kan tó jẹ́ ti tèmi So, ọ̀fẹ́ náà ni péèyàn ṣiṣẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́ nìyẹn, kéèyàn má sì máa wá máa ṣiṣẹ́ fún'yàn lọ́fẹ̀ẹ́, òun náà ni èèyàn náà máa fi ń ṣeé. So, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ gan-an lọ fún àwọn èèyàn tó jẹ́ pé miì tiẹ̀ lè kà wọ́n. Mo ti ṣeé, tó bá jẹ́ pé àwọn ẹbí mi ni, nǹkan ọ̀fẹ́ ni mo máa ń fún wọn. Bí i fún àwọn ọ̀rẹ́ mi, nǹkan ọ̀fẹ́ ni mo máa ń fún wọn. So, kò ń ṣe pé moò ṣ'iṣẹ́ ọ̀fẹ́, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún gbogbo wọn. So, wọ́n dẹ̀ ti mọ bí ó ṣe ní lọ. Àmọ lásìkò tí mo wà yìí, moò lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún anybody kankan mọ. So, tí n bá lọ ṣeé, àwọn èèyàn máa rò pé àgọ̀ ni èèyàn ni, wọ́n ò ní mọ̀ pé tọ̀ọ̀ ó wú èèyàn kéèyàn ṣe nǹkan ọ̀fẹ́ torí àwọn èèyàn gan-an mọ oore So, that's why ti moò fi ṣe nǹkan ọ̀fẹ́. Àmọ mo ti ṣe nǹkan ọ̀fẹ́ gírí dáadáa lọ́pọ̀lọpọ̀ ní ìgbà kúùgbà mo ti ṣeé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí gbogbo ẹ̀yàn mọ̀ ní káàdì gan. Tọ́ dàsì kò ta wá yìí, ó ní ìdí kí ọmọ wọ aṣọ òtútù dáadáa torí pé òtútù ò dára kó pọ̀ jù fún ǹkan tí ìyẹn wọ kò dára kó pọ̀ láàárín ẹ̀san. Mo jẹ́ ẹni tó yẹ pé ó máa ń ní, eh, hood àti káàdìgàn mo máa ń rí nínú àwọn nǹkan tí mo fẹ́ lọ gbà mí gan. Tó òtútù bá wọ́n gan, mo máa ń mu. Àmọ́ most times mo ní aṣọ òtútù dáadáa torí òtútù bíbà, ó pọ̀ gan fún mi láti yí pé kí n máa lò ilò aṣọ òtútù tí mo máa ń wọ. So, ó dá lọ́pọ̀lọ́pọ̀ kí ẹ̀yàn má ni aṣọ òtútù náà ní ẹ̀kànkan torí pé tó bá fẹ́ lò kò ní, kò ní ní ẹlára àti pé ìgbà tí òtútù bá mú olì lọ mú ní ibi tí ó bá fi sí. So, èmi ní aṣọ òtútù púpọ́ kódà kò ṣe méjì, kò ṣe mẹ́ta, òun ló wà ní inú aṣọ mi. So, ó pọ̀ tí mò ní tó, mo lè mú kan lọ́ òní kí n wọ, kan lọ́ òní kí n fọ̀ tí màá ti wọ̀ tán. Tó bá ti dọ̀tí, mádémù mú mó ní áṣò òtútù tó rẹ́ máa ń cover mi dáadáa, ó máa ń jẹ́ ká àrá mi wọ́n, ó máa ń jẹ́ ká àrá mi gbóná. Kò ní jẹ́ kí n feel òtútù púpọ̀ pẹ̀lú aṣọ yẹn. Bí bàá ti lé wò aso yen mó ní feel ótútú púpó ní gbògbò ára. So, mo jẹ́ ẹni tó ní aṣọ òtútù yẹn ní oríṣìíríṣìí, ní, eh, ní size, ní grade, ní quality. Torí òtútù ní quality, ẹ̀mí tún ní quality jù àwọn lọ. Ẹ̀mí jẹ́ grade one, ẹ̀mí dẹ̀ ní lower grade ni. So, oríṣìíríṣìí aṣọ òtútù wà, oríṣìíríṣìí texture ló wà, oríṣìíríṣìí style ló wà. So, oríṣìíríṣìí rẹ̀ ni mo ní ní aṣọ òtútù tí mo ní oríṣìíríṣìí. So, mo máa ń wọ dáadáa tó bá ti dé ìgbà tí òtútù bá mú, mo máa ń wọ aṣọ òtútù. So, mo ní aṣọ òtútù yẹn ní oríṣìíríṣìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n wà ní òru torí òru ni mo máa ń rí bí i ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Òru ni íńtánẹ́ẹ̀tì máa ń lọ dáadáa, òru ni gbogbo ẹ̀yàn máa sùn, òru ni mo máa ń rí gbígbá dùn àkókò mi dáadáa torí kò sí any bọ̀dy tó máa disturb mi, kò sí any body tó máa ní mí lára kò sí any bọ̀dy tó máa rán mi n ṣe, òru ni mo máa ń gbádùn jù tí n bá fẹ́ sùn tí n bá fẹ́ kàwé òru ni tí n bá fẹ́ ṣe ǹkan òru ni. So òru èmi like jù nínú gbogbo àsìkò torí màá n rí bí wà ní ayé atara mi, kò ní ṣe pé ẹ̀yàn kan máa ma wá bá mi, ó máa disturb mi. Olúkálukú ti máa lọ sùn, everywhere ti máa cool, everywhere ti máa dà ké gbogbo àwọn èèyàn tí lọ máa lọ sùn a kú iwò àti fóònù rẹ̀, a kú iwò àti fíìmù rẹ̀. So time gba yen ní mo máa ń rí bí i kàwé, time gba yen ní mo máa ń rí bí i ṣe ǹkan lórí fóònù, ìgbà yẹn ní mo máa wà lórí íńtánẹ́ẹ̀tì, ìgbà mi mo máa wò fíìmù, ìgbà mi mo máa ń wá, bí máa ṣe wà òwó lọ ní òru i. So òru yẹn ni mo máa ń fi bẹ́ẹ̀ ribi ni pe mó like jù. Ìgbà mì de ni màá play music ló ru èmi nìkan ni mo máa ma gbọ́ orin ní òru. So àsìkò òru, nǹkan pọ̀ tí èèyàn máa ṣe ní òru dáadáa. So èmi jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo like òru lọ́pọ̀lọ́pọ̀ torí ìgbà yẹn ló máa ń fún mi ní freedom àti ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Kò sí ẹ̀yàn kan máa force mi pé kí n jáde kí n wá lọ ṣe ǹkan, kí ń rìn ki n tẹ́lẹ̀ àwọn lọ sí anywhere. Rárá ò èmi nìkan pẹ̀lú ayé mi pẹ̀lú inú ilé mi, kò sí anybody tó máa sùn tí mí èmi nìkan mo máa ń dà sùn. So òru yẹn mo máa ń rí bíi ṣe ohun kan oríṣiríṣi tí ó bá wù mí tí kò yẹ kí n ṣe ní ọ̀sán, òru yẹn ni mo máa ń ṣe. Torí mo like kí òru à mí, mo ní ṣe pé òru ń pa mí, ọ̀jọ̀ pa mí nu orun inú ilé ni mo máa wà. So mo fẹ́ràn kí n máa wà ní òru.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn dáadáa. Wọ́n wà ni oríṣiríṣi gálà ní à ní pupa, àní funfun, àní dúdú, àní black color. So oríṣiríṣi ẹranko ọ̀sìn láni. Àní kan ò jẹ Hazard, àní kan ò jẹ De Bruyne, àní kan ò sì ń jẹ ogiri. So àwọn ẹranko yẹn, mí ò mọ bá mi ṣe. A máa fún wọn lóúnjẹ, wọn máa jẹun, wọn máa mú omi, wọn máa lọ, máa ṣe nǹkan oríṣiríṣi. Ìgbà mìíràn máa ń bá ra wọn jà, ìgbà mìíràn ò ní bá wọn jà. Àwọn ẹran ọ̀sìn mi tèmi like àwọn tún wà friendly, wọ́n mọ ojú ènìyàn, wọ́n mọ ju ilé, wọ́n mọ ojú wọn sì bí wọn ṣe so wọ́n wà well behaved. Kò ń ṣe pé wọn má kan má ṣe anything anyhow ní nínú ilé. Àní ibi tá kó wọn sí ibi tá a kó àwọn ẹranko ọ̀sìn yẹn, àní ibi tá a kó wọn sí. Ibi tó yẹ pé òjò ni tí wọn ti orun o ní pa wọn hmm, wọ́n a dẹ̀ máa ń jẹun láàárọ̀. Tí wọ́n bá ti jẹun láàárọ̀, a tún wọ́n lé pé ká lọ rìn ká, wọ́n lọ lè wọ́ná ìṣe wọn. Wọ́n máa nu lọ sí ibi tó bá wù wọ́n, tó bá sì tún dọ̀sán wọn máa wá lé wọn ma wá jẹun tó bá ti dá'lẹ́ náà a máa tún fún wọn ní oúnjẹ kan tó wọlé lọ́ṣùn. So àwọn ẹranko yẹn máa ń bímọ. Tí wọ́n bá sì ti bímọ náà a máa gba abeere fún wọn, tí wọ́n máa fi gbá. Tó bá ṣe pé órẹ wọ́n náà a máa fún wọn ní abẹ́er ká ra wọ́n lè jí pé pé kó má ṣe wọn kan màmá sun wọ́n máa máa lo kú sí níyàn lọ́rùn rárá, àwa o, e se yẹn, emí máa jẹ́ o fún wọn ní ìmọ́tótó tí wọ́n need. Mo máa fún wọn ní àìlera tí wọ́n need torí ẹranko ọ̀sìn náà ni àwọn ẹran yẹn iná. So àwa lo-- mo fún ní letter tí ìṣe náà ni mo fi ni mo fẹ́ lọ sin wá ní màá wò kí wọ́n máa kú ní ojú òtite mi. So mo jẹ́ ẹni tó pé ó máa ń fi importance sí nkan tí èèyàn máa ń ṣe pẹ̀lú àwọn ẹranko so mo máa ń sin ẹranko ọ̀sìn un.

Bẹ́ẹ̀nì, orí máa ń fọ́ mi. Ní ìgbà kúùgbà orí máa ń fọ́ mi gan-an ni. Orí, tí mo bá lọ sí ilé ìwẹ̀, tí mo bá dé, orí fọ́fọ́ máa ń gbé mi torí mi like kii máa ṣe stress púpọ̀ jù. So orí máa ń fọ́ mi gan-an, orí fifọ́ máa ń gbé mi. N bá tèè, torí bá tẹ́tẹ́ fún gbogbo ara mi ló máa ń gbóná. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń tètè wẹ̀ tórí bá ti ń fọ́ mi báyìí tí n bá ti lè lọ wẹ̀ báyìí. Ó dà pé ó máa ń lọọlẹ̀ ni. Àmọ́ tó bá le mú mi pé mo sùn, orí fífọ́ yẹn tún máa tún bẹ́rẹ́, so, until ìgbà tí mo bá tó lo òògùn, or tí mo bá ti rí bí màá ṣe fẹ́ bí ibi tí màá ti sùn, ìgbà yẹn ni orí fífọ́ yẹn máa ń lọ. So orí fífọ́ yẹn máa ń fọ́ mi dáadáa tí n bá ti ṣe nǹkan tó bá ti ju agbára mi lọ, tí n bá ṣiṣẹ́ tó ju agbára mi lọ, orí fífọ́ yẹn máa ń fọ́ mi gan-an ni. Obìnrin jẹ́ ẹni tó jẹ́ pé, tí n bá ti le over-stress ara mi, tí mo ti ṣe iṣẹ́ para mi, ni orí fífọ́ máa ń gbé mi. Ìgbà míì dẹ̀ nìyí, tó jẹ́ pé, tí èèyàn ò bá ṣiṣẹ́, tí malaria bá fẹ́ mú'yàn, ìgbà yẹn náà ni orí fífọ́ máa ń fọ́ èèyàn. So orí máa ń fọ́ mi, mo máa ń fi làlẹ́ tí mo bá ti lọ sí ọ̀dọ̀ àwọn dókítà pé orí ń fọ́ mi. Wọ́n máa ń fún mi ní òògùn tí mo máa lò. Òògùn yẹn náà ni mo máa lò. Wọ́n á sọ fún mi pé kí n lòó pẹ̀lú bóyá mílíìkì àb'ómi àbí míníráàsì tí màá fi le mú lòó pẹ̀lú rẹ̀. Màá, wọ́n á sọ fún mi pé kí n rest, tí n bá le wálé rest. Ẹ̀kú orí fífọ́ yẹn máa wá lọ. But orí máa ń fọ́ mi dáadáa. Kò tiẹ̀ ń ṣe gbogbo ìgbà bẹ́ẹ̀ ni orí ò kí n fọ́ mi, orí máa ń fọ́ mi. Ìgbà tó wá máa ń fọ́ mi jù ni ìgbà tí mo bá lọ ṣiṣẹ́ tó ju agbára mi náà, tó ó ti rẹ̀ mí gan-an. Ìgbà yẹn gangan lorí fífọ́ yẹn máa ń fọ́ mi jù. So, bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Mo dẹ̀ máa ń lòògùn, tí n bá dẹ̀ tí lo òògùn, ó máa lọ. Orí máa ń fọ́ mi tó tọ́

Mo máa rí pé ṣáwọn ohun èlò mi ní ọjà tí màá lọ sí ọjà torí oríṣiríṣi ọjà ló wà tí mo máa ń lọ. Ó depend lórí nǹkan tí bàá fẹ́ rà. Wọ́n máa gbé mi lọ sí ọjà tó wà níwàásù, àní ọjà ọba, àní ọjà àpáta, àní ọjà Kuntun, àdẹ́ ní ọjà Manditi. Kódà ọjà gámọ̀ wà, àwọn ọjà tó wà tó jẹ́ pé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń lọ. Ìgbà mìíràn tó jẹ́ pé ọjọ́ mẹ́ta mẹ́ta la máa ń lọ. So ó depend lórí àwọn nǹkan tí mo bá fẹ́ lo, àwọn ohun èlò tí mo fẹ́ lo mo ní màá lọ sí ọjà màá ní mo fẹ́ lọ rà níbẹ̀. Bí iru ní sí tó bá jẹ pé mo fẹ́ lọ ra aṢọ̀ n sì, màá lọ sí ọjà. Tó bá jẹ pé mo fẹ́ lọ ra ọjà ọba, tó bá jẹ pé mo fẹ́ lọ ra aṣọ ní, màá lọ sí ọjà Kuntun. Tó bá jẹ pé mo fẹ́ ra àwọn ohun èlò oúnjẹ, màá lọ sí ọjà Manditi, màá lọ rà. toBá jẹ pé iṣu ni mo fẹ́ rà, mo fẹ́ ra àwọn iṣu, mo fẹ́ ra àwọn ànanmọ́, mo máa gba ọjà àá gámọ̀ lọ. So oríṣiríṣi nǹkan ni mo máa rí ní ibi bẹ́ẹ̀. Bo bá jẹ pé mo fẹ́ ra àwọn nǹkan tó pọ̀ gan-an ni, ọjà Kuntun ni mo máa lọ torí ibi bẹ́ẹ̀ ni ojúlówó àwọn provision tó pọ̀ jù bíi àwọn bíi mílíìkì, Bourn Fita, Tariga. So àwọn nǹkan yẹ́n bai ọjà Kuntun ni wọ́n ti ń ta gbogbo ẹ̀. So most sá àwọn ọjà, ibi bẹ́ẹ̀ ni mo sábà máa ń pọ̀ jù sí ìbẹ̀ làwọn máa bọ̀. Tó bá sẹ pé títí ohun èlò oúnjẹ Manditi ni o, Manditi ni o àti ọjà Manditi ibẹ́ẹ̀ ni wọ́n ti ń kó àwọn ata, àwọn ẹran, àwọn màálù, àwọn kílíìkì, ibẹ́ẹ̀ ni àwọn àgọ́ wá ṣó. Ìbẹ̀ ni mo ti máa ń rí àwọn ohun-èlò ǹkan tí mo fẹ́ rà. Bá sẹ pé texture ni, tó bá sẹ pé kínì ni, ibẹ́ẹ̀ náà ni mo ti máa rí àwọn ohun-èlò mi rà dáadáa.

Kò sí ìgbà tí mo kì ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Tí wá yí pé mo ṣẹ̀ṣẹ̀ jẹun, tọ́nà ni mo máa lọ fọ. Tí wá yí pé mo yàgbe, tọ́nà ni sì máa lọ fọ ọwọ́. Mo jẹ́ ẹni tó je pe o like kí ń máa tọwo bómi mo de máa n lo, um, hand wash or hand sanitizer, mo máa fi ṣi ọwọ́. Torí o daa kí eyan mo wà ní ìmọ́tótó ki owo eyan náà lè wà ní ìmọ́tótó tori amọ germs tó ti wà ní àwọn kòkò tó ti wà nínú ọwọ́ ènìyàn kí ó tó ti bọ́ ẹnu. So mo jẹ́ ẹni tó máa ń fọ ọwọ́ lóore kóòrè dáadáa. O máa ń tó bí ìgbà méjì, ìgbà, ìgba mi ìgbà márùn-ún ní ojoojúmọ́, kó jẹ́ ìgbà mẹ́ẹ́ méje nígbà mí ní ojoojúmọ́. Mo je ẹni tó máa ń tètè máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́ torí kò da kí germs wà ní ninu ọwọ́, kí kòkòrò wà ní, gbogbo eekana mi náà máa ń gé wọn mo mi o je kó gùn ju to di pe mi o ní leri ge mo jẹ́ ẹni to jẹ pé ó máa ń ṣe ìmọ́tótó eekana ó máa ń ṣe ìmọ́tótó ọwọ́, ó máa ń ṣe gbogbo àwọn àlàfo àárín ọwọ́ mi. Gbogbo e ni mo máa ń fọ, kò lè ba mo torí èmi ni mo máa dáná si mo gbkdọ̀ wà ní hygienic place, mo gbodọ̀ wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Kí ìgbà tí mo bá ti fẹ́ dáná tó, ọwọ́ de náà ni mo máa fi n ṣe gbogbo è Mo jẹ́ ẹni tó jẹ pé ó máa ń fọ ọwọ́ lóore kóòrè nígbàkugba àti kó fi ń fi tọ àsìkò ẹ ṣere torí kò da kí èmi tó je pé emi ni mọ maa dáná kí ọwọ́ mi máa dọ̀tí, mo máa fi, fi ìdọ̀tí kó bá ọwọ́ tó kuni So, mo je ẹni tó je pé kí n tó ṣe ẹnìkan ìkankan, mo máa lo, mo máa fi ọṣẹ, mo máa fi fowo mo máa lo hand sanitizer náà, mo máa fi fowo ki n tó bẹ̀rẹ̀ anything Kọ́ dà ti n bá fẹ́ fọwo kan anything like irin, mo máa ń fi hand sanitizer ṣi ọwọ́ kí má je kó ìdọ̀tí látara nǹkan tí mo fẹ́ ṣe. Mo de n máa ń fọ ọwọ́ náà lóore kóòrè nígbà mí tí o jẹ pé mi ò ní ṣe nkankan náà, mo máa fọ ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo kín wọ gíláàsì járe. Mo làwọn èèyàn tó máa n wọ gíláàsì torí àwọn tó máa n wọ gíláàsì it's either kójú máa dùn wọn or ki won máa le rìran láṣiko. So nǹkan tó fà á tó fi máa lo gíláàsì, ó sì máa jẹ́ èyí tó jẹ pé ti dókítà wọ́n bá sọ pé kí wọ́n wọ, oun nà ni wọ́n máa wọ̀. So mo jẹ́ èni tó jẹ pe kó kin wọ gíláàsì, àmo mo láwọn èèyàn tó máa wọ gíláàsì dáadáa. Won de máa wọ gíláàsì fún ìgbà kùtẹ́ tóun lo ma fin riran dáadáa. Ẹ̀lọ́mín dẹ̀ ni ó wà tó yẹ pé nkan tó bá wà nitósi kò kí n ri, ó máa jẹ́ nkan tó bá jìnnà. Ẹ̀lọ́mín dẹ̀ ni wípé nkan tó bá jìnnà ló le rìí kò jẹ́ nkan tó wà nítòsí. Ó depend lórí bí kíni tó ṣe wà nínú ojú wọn bá ti ṣe òun ló fà á tí dókítà ó fi sọ pé kí wọ́n wọ wà, irú gíláàsì tí wọn máa lò. So gbá òun ni, màá mọ̀ bó ṣe máa wọ gíláàsì yẹn dé. Ẹ̀lọ́mídẹ̀ máa wọ gíláàsì fún akọ níkan torí a ní àwọn nǹkan fún sunglasses torí oòrùn ni ẹlòmíràn tí máa ń wọ gíláàsì. So irú ẹ ni máa ń wọ̀ nítorí pé tó run bá mu, máa wọ gíláàsì ńlá yìí kí òun má lè rí inú ojú mi. Kí tó bá mu, máa wọ gíláàsì ní ìgbà mìín Ẹ̀lọ́mídẹ̀ wà tó yẹ pé dókítà ló máa mọ pé kí wọ́n wọ gíláàsì, àwọn yẹn yítẹ. Ṣùgbọ́n èmi ò kí ń fibe wọ gíláàsì yẹn dáadáa torí ẹ̀kan kan náà ni mo máa ń wọ inú oòrùn so ni mo mọ̀ nípa rẹ̀ dáadáa, nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So mo máa wọ gíláàsì kí i ṣe pé mo kí ń wọ̀, bó ti sí fashion one ni èmi máa wọ̀ fún gbígbọ́. Èyí tí àwọn dókítà bá prescribe fún àwọn èèyàn torí ìdíje ojú odù mi, lẹ́sìn máa fẹ́ jáde náà ni mo máa wọ ee gíláàsì ko n ṣé gbogbo ìgbà.

Bí mo ṣe máa ń ṣe irun mi o pọ̀ o tó ri aní oríṣiríṣi irun ló wà, oríṣiríṣi style lo wà. Mí ò le jẹ́ pé àdìmọ́lẹ̀ ló fẹ́ dì mí, ò le jẹ́ pé ó fẹ́ fi ǹkan fún mi. Ǹkan mí dídì lọ máa ń lo kí a máa fi kun. A máa ń lo attachment à de máa ń lo òwú. Tí ó bá ṣe pé dídì ló fẹ́ fi dì, òun lè lo attachment, òun lè lo òwú. Oríṣiríṣi style wà. Mi ò lè jẹ́ pé irun ẹ̀ lásán ni mo máa fi ń dì. Àmọ́ nísìnyí wá ti lá àwọn new, new style nínú, eh, style tí a máa ń fi ṣe irun wọn. Ẹ̀lọ́ mi lè jẹ́ pé wig ló máa gbé sórí iyì ẹ, ó kàn máa wọ̀ sórí ẹ. Kò ṣe pé ó dì wọn, kò ṣe pé kíni. Ẹ̀lọ́ mi dè ẹ́ ni. Ó lè jẹ́ pé kíni ló lò, ó máa lo frontal, ó máa lẹ mọ́ irun rẹ ni. So oríṣiríṣi style lo wà nísìnyí tí à ń lò àti fi bẹ́ẹ̀ máa ṣe dídì mọ̀ọ́mọ. Èmi like dídì. Dídì ló pọ̀jù nínú àwọn irun tí èmi máa ń ṣe tó máa ń jẹ́ kí orí mi yọ. Ànd then irun tí mo fẹ́ dì, òun máa ríta mi ò. Orí ò. Lórí tí ó bá yí, tí ó bá rí pé ẹni tó bá ní ọpọ́n, ó ló ju irun tó lè dì tó máa fit e ẹni tó bá ní, eh, irun wájú, ó ní ojú irun tó máa dì tó máa fit e. So kò ń ṣe, ah, kò ń ṣe pé, eh, irun tí ò rí, a máa lo oríṣiríṣi attachment. So èmi máa ń di irun. Èyí tó bá ti wá sẹ́ mi mi ní èmi máa ń dì. Ó dẹ wà nínú àwọn nǹkan tí mo máa ń lo dáadáa, nínú àwọn criteria tí mo máa ń lo dáadáa fún irun dídì. So màá ń di irun dáadáa. Bẹ́ẹ̀ ni. And then tí ó bá ṣe pé dídì ni mo fẹ́ dì, mo máa ṣe dídì. Tí ó bá ṣe pé kí kó ni, kí kó náà wà nínú àwọn irun tí èèyàn máa ń dì náà oríṣiríṣi. So tí ó bá ṣe pé kí kó náà ni, èmi náà máa ń dì kí kó ní ìgbà mí. So ó pọn oríṣiríṣi. E ka san o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò torí pé fídíò wà easy fún àwọn èèyàn láti ṣe. Ẹya kan lè jí lára kọ náà o fẹ́ pé mi, màá ní ọkọ, kò sí wàhálà jẹ́ ká pé mo máa ṣe fídíò call, mo máa ṣe ìpè fídíò kó o máa fi pè mí. Mo dé máa sọ ọ̀rọ̀ púpọ̀ torí a ń ríra wa ni orí fóònù ba, torí ẹlòmí ò tí pẹ́ ta tí ríra wa, kó rẹ̀ pẹ̀lú pé fídíò yẹn náà ni a máa sẹ́ tí a máa fi, a máa wò ó, a máa sọ̀ ọ́, a máa rí ẹ̀yin, like ìyẹn máa rí pé tó face to face. Tó bá yé pé ọ̀rọ̀ tó ní kí mi ni, ìyẹn máa rí nínú ojú ẹ pé àwọn ènìyàn yìí ó serious pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni, ó mọ nǹkan tó ń ṣe. Tó bá yé pé ọ̀rọ̀ tó yẹ kó fẹ́ ṣàwàdà náà ni a lè tún máa ṣàwàdà, a máa ṣàwàdà, ó máa dà bí pé èèyàn jọ wà ní, a jo máa ríra wa ni real life, kò dẹ̀ ṣe pé bá yin náà nù. Orí fóònù dè láti ń pe ra wa, kò jẹ́ kí a máa feel like pé ènìyàn jìnà síra wa, kò dà pa a máa wà ní ìyẹn tó sí ibi kan kan. Kò dà pé ènìyàn wà ń jìnà jìnà jìnà, ó máa dàrú pé a jọ wà ní. So tá bá ń ṣe fídíò, ìpè fídíò, ó máa ń jẹ́ kí a a ní ìfẹ́ síra wa gan an ni, kó máa jẹ́ pé a máa bound, tórí a máa ríra wa ni orí fóònù, a máa fi FaceTime jọra, mo máa rọ́jú òun náà, ó máa rọ́jú mi. So ó máa dàrú pé a jọ wà ní ibi kan kan, o kó jẹ́ pé ibi tí oníkálùkù wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So a máa ń ṣe ìpè fídíò dáadáa lóòrèkóòrè torí tó bá yẹ pé àwọn ò bí mi mọ̀ pé mo máa ṣe fún ìpè fídíò. Tó bá ṣe pé àwọn ọ̀rẹ́ mi náà tó ṣe pé ibi tí wọ́n wà jìnà, a máa ṣe ìpè fídíò dáadáa tó ní kí ni bá rí wọn ká náà ni bá gbọ́ tìtì mi, kí ni náà ni bá gbọ́, wọn kì í le rí ojú wọn kí wọ́n bí à bá wà ókè àbí wọn wà ókè. Ìpè fídíò mi máa ń ṣe dáadáa dáadáa lóòrèkóòrè nígbàkúgbà tí mo bá rí a yin mi ni mo máa ń ṣe ìpè fídíò ní orí fóònù mi.

Mo fẹ́ràn ọjọ́ ìsinmi, ó bẹ̀rẹ̀ láti ọjọ́ Satide àti ọjọ́ Sunday. Ọjọ́ méjèèjì ni mo fẹ́ràn jù, àmọ́ ọjọ́ Satide, mo máa tún ṣe iṣẹ́ torí tí máa ji lároo maa ni mo fẹ́ fọ aṣọ. Ọjọ́ ìyen mo máa fẹ́ fọ aṣọ torí tí máa lọ ibi iṣẹ́ láti ọjọ́ Ajé títí di ọjọ́, ah, ọjọ́ Jímọ̀. Ooo, ọjọ́, eh, àbámẹ́ta yẹn náà ni mo máa fọ aṣọ. Tí n bá ti fọ aṣọ tán, máa ni mo fẹ́ tunu ilé ṣe, mo máa gbálẹ̀, mo máa fọ abọ́, mo máa fọ, ahn, ilé ìwẹ̀ mi. Gbogbo e sha lè wà ní títí mọ́, títoni ní mímọ́ mímọ́ náà ni lo máa ń fa ti mo fi máa ń fọ. So, gbogbo ọjọ́ àbámẹ́ta yẹn iṣẹ́ ni mo máa fi ń ṣe. Ó máa rẹ mi kí n tó dáná tán kí èmi náà tó sun àwọn ohun tí mi o rí sùn láti inú, ah ọjọ́ Ajé títí di ọjọ́ Jímọ̀. Gbogbo ẹni mo máa sùn ní ọjọ́ Satide. Tó bá ti wá di ọjọ́ Sunday, ọjọ́ Sunday to n ṣe ọjọ́ àìkú, ọjọ́ ìyẹn náà ni gangan ní mo fe ni mo fẹ́ gbádùn jù nínú gbogbo ọjọ́ torí ìgbà yen nikan ni màá lọ sí ilé ìjọsìn. Ti n ba ti lọ sí ilé ìjọsìn, mo máa wá pẹ́lú ará mi abi emi náa jáde, mo máa lọ ri àwọn ọ̀rẹ́ mi, a máa ṣeré, a máa ṣàwàdà, a máa tún rẹ́rìn-ín. So, mo máa jẹ́ kí, kí n báwọ̀ ní mo máa ṣe awọn nǹkan kan bá ti máa múra kí tó bá fẹ́ ṣe, ehn, mo fẹ́ lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ ọjọ́ Ajé. So, mo ní ààyè àti ṣe nǹkan tó wù mí láàyè ọjọ́ méjèèjì, mo lè ṣe. Tó bá yí pé iṣẹ́ mi kò máa ribi jáde, mo máa lọ sí sinimá, òkin lọ sí beach kí n lọ gbádùn, kí n lọ sí etí òkun kí n lọ gbádùn. So, ọjọ́ méjèèjì yẹn gangan ni mo fẹ́ràn jù, àmọ́ ọjọ́ àìkú yẹn gangan ni mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́ torí ọjọ́ yẹn gangan mo máa ní ààyè fún ara mi, mo máa tún ní nǹkan tí mo fẹ́ lò léle, nǹkan tí mo fẹ́. So, yeah, ọjọ́ àìkú gangan ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú gbogbo ọ̀jọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara torí wípé kò da kí ara mọ́ ní, eh, ọ́ìlì ní inú, torí ara máa dry, especially tí a bá wà lásìkò ọyẹ́. Ó depend lórí weather, ó depend lórí gbogbo nkan tí a bá fẹ́ ṣe. So, mo jẹ́ ẹni tó máa ń fi ìpara ṣara. Mo ti ẹ̀ like e torí ó máa dàbí skin care. Èèyàn ṣe skin care sí ara, èèyàn ṣe ìtọ́jú gbogbo ara, kí ara lè máa dán, kí ara lè máa ṣe jolly-jolly, kó lè máa dán, kó lè máa glow. So, ó ní ìwúlò pàtàkì tó máa ń ṣe sí ago ara àti ìlera èèyàn torí tara ti skin rẹ̀ náà bá wà, tí ara yẹn bá wà pale, tó bá dúdú, tójú rẹ bá dúdú, àwọn dókítà gan ma complain, pé kíló dé? Ṣé o pa ara ni? So, mo jẹ́ ẹni tó máa ń para ní òkè, especially tí mo bá ti wẹ tán ní àárọ̀, mo máa pa ara, torí ó le è tí mo máa fi pa ara láàárọ̀. Tó bá sì tún ti di ọ̀sán, náà mo máa ń wẹ. Tí màá wẹ náà mo lè ní pé mo fi body spray ṣara lásán kín kàn file kínkàn ọr kin fi ọ́ìl kin fi pa. Tó bá dé tí ó di alẹ́, tó bá dé tún di alẹ́, tí màá ti wẹ, ó le è yi tí mo máa fi pa. So, ó ní prescription, ó ní èyí tí dókítà le kí ẹ máa fi para, èyí tí dókítà bá le ké fi para, òun náà ni mi mo máa ń lò. So, ó, ó da kí èèyàn máà pa, kí ara yẹn náà lè máa rí bí i glow, kó lè máa ṣe shine-shine, kó lè máa tọ̀nà. Ká àwọn èèyàn máa wò pé, "àà, kíló dé? Ìwọ lo dùn tó yìí" torí ó máa ń kún ẹ̀wà, kún ẹ̀wà èèyàn ni. Ó maá n jẹ́ kí èèyàn fine, kí èèyàn glow, kí èèyàn dẹ̀ wà ókay. So, mo máa ń ṣe gan-an ni. Èmi sì jẹ́ n tí mo bá ṣe ni lóòrèkóòrè kò ṣe pé màá ṣe láyè kan lọ́dún. Lóòrèkóòrè ni mo máa ń ṣe. So, mo jẹ́ ẹni tó máa ń fi ìpara gan sí gbogbo ara. Mo dẹ̀ máa ń gbádùn ẹ, ara mi dẹ̀ máa ń dán, òdẹ̀ máa wà lá lààfíà, ìlera ara mi náà sì máa wà ókay.

Eh, tí èmi bá ji ni òwúrọ̀, màá kọkọ̀ ni mo fẹ́ mó fẹ́ fọ ẹnu mi. Mo fẹ́ wẹ̀, mo fẹ́ ṣe exercise, kí n tó ní mo fẹ́ ro nǹkan tí mo máa jẹ. Ǹnkan tí mo máa n jẹ ní òwúrọ̀, ǹnkan oúnjẹ tí ó bá wà light, mi ó dẹ̀ máa ní energy nínú ṣó ko n ṣe oúnjẹ tó jẹ́ pé ó máa jẹ́ kí ara mi wúwo ni mo máa n jẹ láàrọ̀ kùtùkùtù. Mo máa n kokó máa mu coffee àbí tea ní àárọ̀ kùtùkùtù ti n baa ti jinná. At least kí n lè fi gbénu. Igbà mí dẹ̀ ní màá kokó mu omi ọwọ́ kí n kan mu fruit kó fi, kó fi wà ní ibi bẹ. So, mo jẹ́ ẹnì tó jẹ́ pé ó máa ń mú ìlera ara mi ní kíákíá. So, mo n fi bẹ jẹun. O máa n tó bí ọwọ́ aago méje àárọ̀ kí n to jẹ oúnjẹ gidi. Ìgbà mí mo lè jẹ ìrẹsì, ìgbà mí mo lè jẹ ẹwà, ìgbà mí mo de lè jẹ ìrẹsì àti ẹwà. Ìgbà mí gan an ò lé jẹ pé bread àti tea ni mo máa mú. Ìgbà mí dẹ̀ ní ó lè jẹ́ pé iṣu àti ẹyin ni mo máa jẹ ní àárọ̀ kùtùkùtù. So, mo ní pé oúnjẹ kan báyìí ni mo máa n jẹ. Amo oúnjẹ tó ti constant tí mo máa n fi bẹ jẹun ju ko ju ìrẹsì lọ. Ìrẹsì ó wọ́pọ̀ nínú oúnjẹ tí mo máa n jẹ torí ó tètè wà. Ìgbà mí de ni ó lè jẹ́ pé noodles ni mo máa ṣe tí mo má ní mo fẹ́ jẹ. So, ó depend lórí oúnjẹ tí mo bá fẹ́ jẹ ní àárọ̀ yẹn, òhun ni mo máa fi n jẹ. Kode kó n ṣe wipé mo ni ǹnkan pàtàkì báyìí tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ìgbà mí dẹ̀ ní ó depend lórí n tí dókítà mi bá ní pé kí n jẹ. Tó bá ní pé kí n jẹ ẹwà láàrọ̀, so mo máa jẹ ẹwà torí ìlera ara mi náà ni mo fi n ṣe gbogbo ǹnkan tí mo ń ṣe. So, màá follow ǹnkan tí dókítà ń sọ. Màá n follow ǹnkan táwọn dókítà ń sọ dáadáa. Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Kò n ṣe pé mo dúró lórí oúnjẹ ẹyọ kan. So, ǹnkan tó ṣẹlẹ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn ìrìn àtẹ̀gùn torí mo máa ń rí bí gbà atẹ́gùn, mo máa ń rí bí ìgbà oye sí àrà. Ìyà tó wà láàárín kí ẹ máa gba faanu, kí ẹ máa gba atẹ́gùn tó wá láti fáànà, abí láti inú AC, àti kí ẹ máa gba natural atẹ́gùn. Torí natural atẹ́gùn máa ń gbé, oxygen àdẹ́, torí a máa ń mu, a máa ń fi sí mú, o máa ń gbé oxygen wá. Tẹ máa, a wà nà bá breath out, ó máa ń gbé, carbon dioxide jáde. So, mo like rẹ̀ torí ó ní ìyen ìwúlò tó ń ṣe fún ààgo ara ènìyàn. So, dókítà gan máa ń nipé kí eyan má jáde, kí eyan má lọ gbafẹ́, kí eyan lọ gba atẹ́gùn níta torí kò da kí eyan wà nínú òru. Torí tó bá ti di ìgbà inu òru, òru máa ń, òru máa ń jẹ́ kí ara mi máa itch, ó máa ń jẹ́ kí ara yún mi. So, mo máa ń need kí n gba atẹ́gùn lóre kore ní ìgbà kú gbà, ní àsìkò tí ó bá wù mí. So, èmi nífẹ̀ẹ́ sí irú atẹ́gùn báyen kí n ṣe pé ó kàn máa dé mi si inú, inú ilé pé kí n wá, máa ṣe nǹkan kọ́, kó ru pa mí. Rárá o, èmi máa ń gba atẹ́gùn dáadáa. Ní ìgbà kú ìgbà lásìkò tí mo bá, torí pe atẹ́gùn is breath of life. Èèyàn máa ń rí bí mi, òun ló máa ń fún ẹni ní car-- e, oxygen. Ẹ̀yàn náà máa breath out cárbọ́n dioxide jáde. So, ó ní ìwúlò tí òun ṣe ní àgọ́ ara fún eyan. Kódà àwọn dókítà gan máa ń fi sọ fún eyan pé kí eyan má jáde, kí eyan lọ máa gba atẹ́gùn. Tó bá rẹ, alára rẹ gan, wọ́n óò ní pé kó jáde kó lọ gba atẹ́gùn sí ara. So, ó ní ìwúlò púpọ̀ ní àgọ́ ara tó ń ṣe fún ara ènìyàn. Ìgbà mí de ni, tó oru bá pọ̀, tí ọyẹ́ bá mu ná, wọ́n ní pé èèyàn lè wọ kádígà èèyàn, kí etan wọ aṣọ òtútù, kí eyan wọ ṣààrà kí eyan fi gba atẹ́gùn. So, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa gba atẹ́gùn lóre kore ní ìgbà kú ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin torí ó wà nínú àwọn nnkan tí a fi ń rìn. Ó ní oríṣiríṣi ǹkan tí a lè fi òǹrìn rìn. Kíni a máa ń lo ọkọ̀ ojú irin, a máa ń lo ọkọ̀ ojú ìrìn, a máa ń lo, ah, helicopter, àwọn, ẹ, ọkọ̀ tó máa ń fò ofurufu a máa ń lo ìyẹn. A dè máa ń lo títí, ah, torí ilẹ̀ tó jẹ́ títà, àwọn bọ́ọ́sì. Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí,, àlé, lù ẹ́, ìrìn tí mo rìn, tí mo bá experience rẹ̀ kò dá torí ó tún dúró, ó ń pẹ́ kó tó dúró. Ó dó, ó máa ń sáré nígbà mìíràn, ó máa ń pẹ́ kó tó dúró. A máa ń kan fọn fọn fọn, a máa kan tó dé ibi tí wọ́n fẹ́ rà. So oríṣiríṣi àwọn ènìyàn ló wà ní ibẹ̀, gbogbo wa ń ṣàwàdà, rẹ́rìn ín torí ibi tí mo lọ jìnà, a lo ọjọ́ méjì ni ibi tí mo lọ. So ibẹ̀ ó, ó, ó rí sọ́ma. Àwọn olójà máa ń wà nínú rẹ̀ tí wọ́n máa ń ta ọjà. Àwọn mìíràn yẹ kó pé ibi bẹ́ẹ̀ ni wọ́n máa ṣé sùn, tí wọ́n baa ṣé ṣe. So ibi bẹ́ẹ̀ ó rí sọ́ma torí pé mo, mo kò ní good experience, mo ní ìrírí tó dá pẹ̀lú ọkọ̀ ojú irin. Òhun ló fàá tójẹ́ pé Òhun kì í fi bẹ́ẹ̀ wọ ọkọ̀ ojú, ó rìn mọ́ ní àsìkò tí mo wá yìí bọ̀. Mo ti wọ rí, mo sì wọ̀ ẹ́, mo pàdé àwọn oríṣiríṣi ènìyàn ní ibẹ̀. Àwọn ènìyàn náà dá, àwọn kéékèèké náà wà ní ibẹ̀ torí ọ̀nà ibi tí a lọ ó jìnà ní ọjọ́ yẹn. So a lo òní di ọjọ́ méjì ń bi bẹ̀. Jú ẹ ní ẹ, ọkọ̀ ojú irin ò tẹ́dúró, kò dúró rárá, kò dúró rárá. So mo ti wọ rí, mo sì, mo ti wọ̀ ẹ́ dáadáa dáadáa.

Ah! Owó tí mò ń gba ò dáa tó o, torí ó kéré sí nǹkan tí mo fẹ́ ṣe. So, mo mo, o mo máa fín òpó fún àwọn iṣẹ́ tó máa ń mú owó gidi jáde wá fún mi so. Owó tí mò ń gba kò tó mi rára, torí bùkátá gan kí owó tó délé, mo ti parí bùkútá, owó ti tán. Kí n tó ní mo fẹ́ fáwọn ẹbí, mo fẹ́ fáwọn ara nínú gbogbo owó, owó ti tán. Díẹ̀ ló máa kún fún mi lásìkò. So, kò tó mi dáadáa. Bóyá èrò pé ṣe pé ò tó mi, kò tó mi rárá mọ́. A ń gbìyànjú, ó sì ń lọ. Gbogbo ẹ lọ máa rára gbá. Ó ń lọ lé ọ̀sẹ̀ tí ó sì yọnu, tí ó sì wàhálà láàárín mi. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí báyen ni wípé iṣẹ́ tí mò ń ṣe ó ń kéré sí, à iṣẹ́ tí mò ń ṣe ó jù owó tí mò ń gba lọ. So, mo jẹ́ ẹni tó jẹ́ pé owó yẹn ò lè tó rárá, kò tiẹ̀ é lè ṣe kankan fún, fún mi. So, owó tí mò ń gba kò tó mi, kò ṣe, kò tó mi dáadáa. So, mo jẹ́ ẹni tó jẹ́ pé mo láì kí máa ṣiṣẹ́ kí n lè máa rí èrè iṣẹ́, but owó tí mò ń gba náà kò tó mi. Àtọ̀wọ́ àwọn nǹkan tí mo fẹ́ rà ó pọ̀ gan. Ó pọ̀ tó yẹ pé owó tó wà lọ́wọ́ mi kò tó mi rárárára àti ṣe gbogbo nǹkan. Kí n tó yọ táwọn ẹbí, kí n tó yọ tára, kí n tó yọ tọrẹ, kí n tó yọ àwọn nǹkan tí èmi náà fẹ́ rà fúnra mi. Kò sí, díẹ̀ náà ló máa ń kù ni. Ọwọ́ ṣó, owó tí mò ń gba yẹn kò tó rararara ni, kò dára tó. Kódà kò, kò, ó kéré gan púpọ̀ fún àwọn nǹkan tí mo fẹ́ fi owó ṣe. Ó ní nǹkan emì tó yẹ pé èèyàn máa ń dá owó jọ fún. So, inú ibẹ̀ yẹn náà ni màá ti yọ owó ẹ. So, kò tó nǹkan tí mò fẹ́. Kò dáa tó nǹkan tí mò fẹ́ rárárárarara. But a sì ń gbìyànjú lọ́dọ̀ Ọlọ́hun. Ọlọ́run bẹ̀ bù. So, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni owó yẹn ò tó mi rárá.

Dáadáa, mo ti ṣìná rí gan. Tí ó ṣe ẹ̀kan, tí ó ṣe ẹméjì, tí ó ṣe ẹmẹ́ta, tí mo ti ṣìná. Ah! Ọ̀pẹ̀lọpẹ̀ google mapu, ọ̀pẹ̀lọpẹ̀ google ma. Àti pé èyàn náà máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn náà. Ah! Mo ti ṣìná rí torí ibi tí mo lọ ó ní bridge tó pọ̀, àwọn bridge yẹn dé, ó dé ẹ jọ ara wọn. So, mo ṣìná tó jẹ́ pé mo padà pe àwọn èèyàn pé ibí bi báyìí ni mo wà, kan wá mú mi ni, wọ́n padà wá mú mi ní ibi tí mo wà. Mo ṣìná gán. Kò e ṣe ọ̀nà kékeré ni mo ṣì ní ọjọ́ yẹn torí mo jáde, mo ní mo fẹ́ lọ sí ọjà ni. Mo fẹ́ lọ sí ọjà ni. So, mo, mo, mo wá ní òkay kò sí wàhálà kí n lọ ra nǹkan tí mo fẹ́ fi ṣe irun mi, nǹkan tí mo fẹ́ lọ rà nu wọn bá ní kí n lọ sí ibi bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni ibi tí ọlọ́kọ̀ ti já mi. Mo ṣá à rín gbogbo ọjà pé tọ̀. Kìí n ra nǹkan tí màá ra. Mọ ba ní à mo ti ń bọ̀ wálé o, kí n wo ibi tí màá gba wálé. Lọ́nà bá dàrú, mo ò bá rántí ibi tí wọ́n ti máa wọn ti sọ mí mọ́. Kò sí ṣe pé mi ò rántí ibi tí wọ́n ti sọ̀ mí, mo rántí ibi tí wọ́n ti sọ̀ mí o. Àmọn n gbà tí mo dé ibi bẹ́ẹ̀, ọ̀tọ̀ ni ibi tẹ́lomi náà tún juwe fún mi ibi bẹ́ẹ̀. So gbogbo ẹ ṣa dàrú. Ó lọ́jú pọ̀ tó jẹ́ pé mò mọ ibi kankan. So torí ọ̀nà kan kọ́ ló wọ ibi ọjà yẹn. Oríṣiríṣi ọ̀nà ló gba ibi bẹ́ẹ̀ yẹn wọlé. So tí màá béèrè ọ̀nà pé tí mo bá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn, ọ̀tọ̀ ni ibi ibo mi tí wọ́n máa júwe fún mi pé tí màá lọ. So gbogbo ẹ wá dàrú dàrú dàrú lójú mi torí gbogbo àwọn bridge tí mo gbà kọjá yẹn, àwọn náà jọ ara wọn. Èyan wá mú, padà wá ṣìnà, mo padà pe àwọn èèyàn, àwọn èèyàn ló wá padà wá mú mi. So mo ti ṣìná rí dáadáa. Tí í ṣe ẹ̀kan, tí ó ṣe méjì ni mo lọ ó ti, ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni mo ti ṣìná rí.

Wọ́n bi mi ní oṣù kẹrin tí gbogbo èèyàn mọ̀ ní April. Wọ́n bi mi ní oṣù kẹrin ọjọ́ kíní ọdún two thousand ni wọ́n bí mi, ọdún ìgbà ni wọ́n bi. So osu tí wọ́n bí mi, inú oṣù tó jẹ́ bí mi, ojú yẹ̀n jẹ́ oṣù alápọnlé oṣù tó jẹ́ pé gbogbo ǹkan máa ń tutù ní ibukun ma lo--, ó jẹ́ inú oojọ́ ni wọ́n bí mi. So inú oṣù tí wọ́n bí mi, àwọn ǹkan máa ń rọrùn fún àwọn èèyàn dáadáa kò ṣe oṣù tí o máa ń jẹ́ oṣù inira fún àwọn èèyàn. Rárá o, oṣù tó máa rọrùn fún wọn tó jẹ́ pé owó máa ń pọ̀ lọ́wọ́ àwọn, àwọn tó ń obí èèyàn ní ọ̀wọ́ èèyàn ní oṣù tí--. Wọn kì í ráun nínú oṣù mi. Oṣù alápọn lo oṣù mi. Oṣù idùnnu ló oṣù tite mi. Oṣù tí wọ́n bí mi. Oṣù tó jẹ́ pé gbogbo awon eeyan máa ń tọ́ro ní pe ka won bí àwọn ọmọ ní ínú oṣù yẹn. Oṣù tó jẹ́ pé ó ní kì ni gbogbo oṣù ni. Oṣù tó jẹ́ wipé ìgbà un náà máa n ṣe ọdún púpọ̀ jù nínú oṣù. Ìgbà wo ni òjò máa ń rọ̀ jù tó jẹ́ pé gbogbo ẹ̀rùn tó ti lọ, time ìgbà wo ni òjò máa ń rọ̀ nínú oṣù. So gbogbo ǹkan máa ń tutù kò je kó máa gboná. Kò sí ǹkan tó máa ṣe. Inú oṣù un gangan ni owó máa ń jáde púpọ̀ jù, ínú oṣù yẹn ni. Oṣù alálááfíà, oṣù ẹlẹ́migúngun ni wọ́n bi. Èmi ṣé oṣù, oṣù April ni wọ́n bi. Èmi oṣù April ọjọ́ kíní ọdún yìí gbà ó ni wọ́n bí mi. O je oṣù alápọnlé fún mi lọ́wọ́, o je osu tó jẹ́ pé ó dùn, ẹ̀, ó wà dare sí mi gan-an tó jẹ́ pé mo di mú dáadáa pé mo maà anticipate fún un ní ọdọọdún. So, oṣù tí wọ́n bí mi, oṣù April ni wọ́n bí mi. Wọ́n bí mi ní April first two thousand.

Oúnjẹ tí mo nífẹ̀ẹ́ jù jù, àjà ti ẹ̀wà lọ́dọ̀ òbí mi. Oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ sí jù, mo nífẹ̀ẹ́ sí sẹ̀mó náà, mo sì nífẹ̀ẹ́ sí rice àti ẹ̀wà, mo nífẹ̀ẹ́ sí ẹ̀wà náà. Oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù ni rice àti tẹ̀wà. Àwọn oúnjẹ méjèèjì, rice àti ẹ̀wà àti sẹ̀mọ́, oúnjẹ méjèèjì tí mo nífẹ̀ẹ́ sí jù ni. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe sẹ̀mọ́ ni mo máa kọ́kọ́ gbé omi lé iná ná, omi yẹn máa hó tó bá ti wá hó. A máa bu díẹ̀ nínú sẹ̀mọ́ yẹn, a máa bu sínú, nínú àwo àbí inú abọ́ kan. A má fi omi sì, omi tútù là má fi sì, a má fi pò papọ̀, tá bá ti pọ̀ papọ̀ tán, tó mi bá ti hó, a má ṣe omi díẹ̀ kalẹ̀ tó rí omi yẹn lè pọ̀ inú ẹ máa dà pẹtẹ́tẹ́ táa hó yẹn, a máa dà á sí, a máa wà fi lẹ́ẹ̀ kì gbogbo kíni yẹn kó jinná. Tó bá tí jinná tán, a wá màá gbé sẹ̀mọ́ tó wà ń lẹ̀ tó jẹ́ tí gberefu tó wà lẹ́nu, bá fẹ́ fi hó, a wá màá dà á sí, a máa máa ro, a máa ró tó máa di pé gbogbo ẹ̀ máa fi kí ni lu inú bí a ti ṣe ń ṣe sẹ̀mọ́ náà. So a máa dé lórí iná, a máa fo omi díẹ̀ sì, a máá dé lórí iná, gbogbo ẹ̀ máa dé. So tó bá ti, tó bá ti ro tán, sẹ̀mọ́ ti dé lẹ́ ni yẹn. Àmọ́ tó bá yí i pẹ́, rice àti ẹ̀wà ni a máa kọ́kọ́ gbé omi lé iná, a máa sa ẹ̀wà, táa bá ti, sa àwọn ẹ̀wà, táa bá ti yá àwọn kókóró tó wà nínú ẹ̀wà tán. A máa wà dà á sí, tómi yẹn bá ti hó, ọOr ko omi tó hó, ò lè da ẹ̀wà náà sè. A máa, a máa fi ṣíbí sí i torí kò lè tètè rọ́. Torí ṣíbí serve as sí i bí i alumíníọ̀mù fún nínú omi gbígbóná. So ó máa jẹ́ kí ẹ̀wà tètè rọ̀. Tó bá ti fi ẹ̀wà tó bá ti rọ̀ tán, máa da omi rẹ nù torí omi rẹ máa ti dọ̀tí. A máa wa fi omi tuntun mi sí i kó tó di pé ẹ̀wà yẹn rọ̀. Kó di pé ẹ̀wà yẹn rọ̀ tán yẹn yín, a máa fọ ráìsì sí i. Táa bá ti fọ ráìsì sí i, a máa fi iyọ̀ sí i. Tó bá ti fi iyọ̀ sí i, máa fi omi sí i. Màá check bóyá i ráìsì yẹn ti rọ̀ àbí kó rọ̀. Tí óò bá sì rọ̀, màá tún fún omi sí i kó lè fi rọ̀ dáadáa. Àní jẹ́ kí iná abẹ́ rẹ̀ kó pọ́ jù. Rárá, kò ní pọ́ jù. So a máa fi omi sí i. Táa bá ti fi omi sí i tán, tó bá ti wá hó, mo máa da omi. Jẹ́ ẹni tó yẹ́ kó máa ń da oúnjẹ ẹni mó máa dà ko omi ò ní gbẹ mọ́ náà kí n tó máa dà á. So bí mo ṣe máa ń ṣe ìrẹsì nìyẹn àti ẹ̀wà, ìrẹsì àti ẹ̀wà fàájì bí a ti ṣe ń ṣe sẹ̀mọ́. Oríṣiríṣi ọbẹ̀ dẹ́ lẹ́ẹ́ lè fi jẹ sẹ̀mọ́. Ẹ lè lo ọbẹ̀ ewédú, ẹ lè lo ọbẹ̀ ẹ̀gúsí, ẹ lè lo ọbẹ̀ ilá, ẹ̀ dẹ́ lè lò ọ̀gbọ̀nọ̀n náà kí ẹ fi jẹ sẹ̀mọ́. Oríṣiríṣi ọbẹ̀ náà ni iná lè fi jẹ ìrẹsì àti ẹ̀wà. Àmọ́ èyí táwọn èyàn máa ń lò ju, òun náà ni stew. Wọ́n dẹ̀ máa ń dín dòdò sí i, a máa ń ṣe french. Oúnjẹ méjèèjì tèmi like ju ni, nínú gbogbo ẹ àwọn oúnjẹ tó mo like nínú gbogbo oúnjẹ tí èmi má ń jẹ́ òun ni ìrẹsì àti sèmò, àwọn méjèèjì ní mo like ju.

Ah! Ìṣòwò òbí ṣe rí kò dára rárá tó iye wípé, à, kò sí owó, àti wípé, ehm, bí tí mo ní iṣẹ́ ọwọ́ tán fún à kò pọ̀. Tó bá jẹ́ wípé owó tán fún à pọ̀ ni kò bá da. Owó tán fún à kò pọ̀. Owó kékeré ló ń fún wa. Iṣẹ́ púpọ̀ là ń ṣe torí táìmù tí a fi ṣiṣẹ́ gan-ṣe gan-an ti pọ̀ jù. So ìṣesí owó òbí à kò pọ̀ rárá, ó kéré sí iṣẹ́ tí mò ń ṣe fún àwọn èèyàn yẹn. So, bí mo ṣe bá rí owó ẹ, ó ní àwọn nkan tí mò ń fi n sought out torí bills iná máa ti pọ̀ jù. Àwọn nǹkan tí mò fẹ́ fi owó rà, àwọn ẹni tó settle family, kíi ń tó settle ọ̀rẹ́, kíi ń tó settle ara. So, ó wà nínú àwọn nǹkan tí mò ń fi ìṣesí owó mi ṣe. So, and then, imí wá tó yẹ pé, à, nǹkan tó wù mí tí mò fẹ́ ṣe tó jẹ́ pé títè mí kó jẹ, koko tó ṣe gbóògì nínú rẹ̀, ìwọ̀n náà ló wà níbẹ̀. So, mà á, mà á ṣe, mà á ṣe. Nínú rẹ̀, mò máa ṣe. Mo máa yẹ kó ṣe ó, kí ó wáyé. Ó jẹ́ kí ìṣesí owó mi kó máa lè dánmọ́rán dáadáa torí billing yẹn ti pọ̀ jù ní àwọn nǹkan tí mò fẹ́ sought out, tí mò fẹ́ fi owó rà. But, at the end of the day, gbogbo ẹ ná ṣá má ń dọgbọn padà ná ni. Ìṣe sí owó mi, bí mo ṣe má ń ṣe ìṣòwò mi ò ní agbára púpọ̀ jù, tèmi gan, tó ma ń dẹ́rùbàmí ni ẹ̀kan kàn.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi, tèmí jẹ́ Aries, àwọn Aries ni titè mi, só aami rawọ́ titè mi nìyẹn. Tóri, èmi náà mọ òwò mu, ó wù mí kí n mọ di astrology, kí n mọ wò ràwọ̀ kí n máa sọ, só ìrọ̀ wọn titè mi Aries ni ó kọrí. So, a jẹ́ ẹni tó fẹ́ pé a máa ń nífẹ̀ẹ́ èèyàn nínú, but a kì í fi bẹ́ẹ̀ ṣòro. Ó jẹ́ ẹni tó fẹ́ pé ó máa ń tètè máa ń rẹ àwọn ènìyen tan bá sì bínú tán, wọ́n kì í wo jù ú, wọ́n ń dòyà yà wọ́n ń lòyà, wọ́n ní ìkínni ní ara. So, ó jẹ́ ẹni tí ó ní nǹkan tí mo fẹ́ ṣe tó pọ̀ gan-an, tó í pé nǹkan tí mo fẹ́ ṣe ó ní òbí tí mo fẹ́ kó gan-an ni. So kò sí ǹkan tí èèyàn ní ṣe, àwọn èèyàn tó bá ṣẹ̀ wọ́n wọ́n kì í mọ ǹkan tí wọ́n fẹ́ sọ or nkan tí bí i, wọ́n kàn máa wo, wọ́n máa rẹ́rìn-ín, wọ́n máa lọ. Bí iru àwọn èèyàn dé wá dangerous, so bí iru wà tí i ó ṣẹlẹ̀ tó attract mọ ìràwọ̀ mi niyẹn. So emí jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń bá èèyàn rẹ́rìn-ín, mo máa ń bá èèyàn sọ̀rọ̀ ámọ́, mi o kìn fi bẹ́ẹ̀ bínú sí mi. Nínú titè mi máa ń tètè yọ sí inú àwọn ènìyàn báyìí, tórí wọ́n ò dí mi mi láì kí n máa gbé ǹkan sí ẹ̀ mi. Mo dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé mò ń loyal gan-an ní tò the core, mò ń loyal gan-an ní tò the core. And then àwàde ni happy person nínú tá wa máa ń dùni a o kin ń ṣe ẹni tí inú wa máa ń bàjẹ́, a máa ń wá supportive, a máa ń, máa ń gbìyànjú nù, a máa ń ṣọ́nà awon eeyàn, a máa ń lojú òrere, a máa ń lojú alúfùn àwọn èèyàn. To, ara àwọn attribute ìràwọ̀ mi nìyẹn nínú àwọn ǹkan tó ní, ó jẹ́ kí irawo èèyàn, ó jẹ́ ǹkan tó, tó wà rare nínú ohun kan tí ó, nínú àwọn ara wa.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ti rin lọ sí ìlú mìíràn rí pẹ̀lú ọkọ̀. Fi ọkọ̀ ni mo fi rin lọ sí ìlú mìíràn rí. Á! Ẹ̀hẹ́n ìrìnàjò tó ní agbára ni torí wípé a pàdé àwọn ìdádúró kọ̀ọ̀kan lọ́ọ̀kan ní ìgbà wa. Àwọn trailer tó tóbi, àwọn ọkọ̀ tó tóbi tó kó ẹrù náà wà tó jẹ́ pé kí wọ́n dẹ́rù ba emi gan. Torí ẹ̀ n like kí àwọn trailer yẹn kì won kọjá ní ẹgbẹ́ wa. So àwọn trailer yen náà gbé ẹrù tó tóbi tó jẹ́ pé bí wọ́n bá ti kan ẹgbẹ́ wa báyii, ó máa dàbí pé wọn fẹ́ dà wó lórí wa. Ẹrù máa ń bà mí púpọ̀, ẹrù máa ń bà mí púpọ̀ tí ba ti ri àwọn trailer yẹn. So mo jẹ́ ẹni tó jẹ́ pé kò kí n ṣe gbogbo ìyẹn kò kí n tra eh-, kí n lọ sí ìrìnàjò. Ìyẹn tí mo lọ yẹn, ó jẹ́ eyi to je pé ó di dandan kí n lọ sí ibi tí a ti ń ṣe ìrìnàjò yẹn kí n lọ sí ìlú mìíràn. So ìgbà tí mo lọ tán ní ibi bẹ́ẹ̀ wò, nǹkan yẹn ó ní agbára torí ọ̀nà yẹn lágbọ́n ibẹ̀ yẹn jìnnà. So kò, kò easy fún everybody pé kí wọ́n máa lọ sí ibi bẹ́ẹ̀, kò easy fún everybody. Especially àwọn mọ́tò yẹ̀gùn gan gan gan. Ẹ̀ lù mi tún ní ìjàmbá ọkọ̀ ní iwájú tẹ́rú tún bà mí tó lọ ń yọ wá gọ́sẹ̀ kò bá kan ọkọ̀ tí àwa wọ̀ wá mú. Ọlọ́run ló yọ wá ní ìgbà wọn. So ẹrù a ti máa rìnrìnàjò lọ sí ìlú mi máa ń bà mí dáadáa mú. Èyí tí mo lọ yìí, òun náà ni experience kan tí mo tún ní pé mo ní pé mo ti lọ sí ìlú mìíràn tó rí óṣe kókó kí a lọ sí ibi bẹ́ẹ̀

Mo jẹ́ ẹni tó jẹ pé mo like ki ma gbafẹ́ gan ni. Mo jẹ́ ẹni tó jẹ pé mo like máa gbafẹ́, kí máa ṣe eré, kí máa wo eré ìdárayá, eré ìtàgé. Mo jẹ́ ẹni tó jẹ pé mo like kí màá ṣe gbogbo nǹkan báyìí ni. Àti wípé, àti wípé, mo jẹ́ ẹni tó yẹ pé mi náà lọ́ ya ya, máa bá a ṣàwàdà, a máa rí ẹ̀rín, a máa rin ẹrin, a dẹ ma n emi náà like ede tó máa jẹ pé ti emi náà bá lọ wo eré football, ohun náà máa ń jẹ́ kí inú mi dùn. So ohun na wa lara awọn nǹkan tó máa ń mú mi gbádùn nìyẹn, ìgbà yẹn tí màá lọ sí sinimá, máa lọ wo sinimá, ìgbà yẹn mo máa n gbádùn eré tí wọ́n bá ń ṣe ní sinimá torí àwọn níóniú, àwọn eré ìdárayá tuntun tuntun mí lù máa ń rí, ṣó tó máa ń pa yan lerin máa pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ mi, àwọn ojú mímọ́ tí èṣò jú mi. Màá pàdé àwọn èèyàn tuntun ní ibi bẹ́ẹ̀, táa máa jọ sọ̀rọ̀, táa bá jọ, táa máa jọ wá sọ, táa jọ máa rerin, táa bá ti jẹ́ ọ wò eré yẹn tán. Ìgbà míì wa toye pé màá lọ sí ibi è tí òkò ọ̀kum màá lọ máa gbafẹ́ ní ibi bẹ́ẹ̀ tí màá mú ọ̀wọ́ MV. Ìgbà míì tẹ́lẹ̀ ni ó sì lè jẹ́ pé ẹ̀ party alẹ́ la máa ń lọ night party. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìgbádùn gidi nìyẹn. To yẹ pé mo máa ń gbádùn ara mi to the fullest máa wà high. So àwọn nǹkan yẹn ló máa ń jẹ́ kí inú mi dùn. Àti pé tí mo bá rẹ̀ ti lò lọ́wọ́, owó náà wà nínú nǹkan tó máa ń mú inú mi dùn. Owó, owó, owó gan gan ni kókó.